Rárá, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń ro àròjinlẹ̀, tí ó sì mọ̀ lára nípa bí iṣẹ́ ti ṣe rí. Nítorí pé ó ṣòro láti rí iṣẹ́ ní òde òní. Nítorí náà ni mo ṣe máa ń ṣọ́ra láti wo àwọn ìgbésẹ̀ tí mo lè gbé nígbà tí òṣìṣẹ́ bá ṣe àsè má ṣe ní ibi iṣẹ́. Mo máa ń gbìyànjú láti ríi wípé mo kó wọn mọ́ra dípò wípé kí n lé wọn kúrò ní iṣẹ́. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọmọlúwàbí, mo sì máa ń gbà wọ́n níyànjú lórí àwọn ìlànà tí a tọ́ àti àwọn ìgbésẹ̀ tí ó yẹ láti máa gbé. Níwọ́n ìgbà tí a bá rí òṣìṣẹ́ tí ó bá ṣẹ̀ ẹsẹ̀ kan tàbí òmíràn, dípò kí n fi ẹjọ́ wọn sùn tàbí kí won lé wọn kúrò ní ibi iṣẹ́, mo máa ń gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ ní ìtubú ìnùbí, láti bá wọn sọ̀rọ̀ lórí ọ̀nà tí a lè gbà láti máa ṣe déédé ní ẹnu iṣẹ́ àti ọ̀nà tí à ń tọ́ láti máa ṣe ojúṣe wa dáadáa. Nítorí pé lile ẹni kan kúrò ní iṣẹ́ níṣe ló dàbí ìgbà tí a bá gba ìjẹ lẹ́nu wọn. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ lè gbàbẹ́ láti lọ wu ìwà tí kò tọ́ tàbí láti gbẹ̀mí ara wọn. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wọn bí wọ́n bá ṣiṣe ẹsẹ̀ kan kí a gbìyànjú láti, láti ṣí ní ìlànà tó tọ́ ní eléyii tí kò fi ní jẹ́ wípé à lé wọn kúrò ní ẹnu iṣẹ́.

Lójojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni mo ní tó jẹ́ wípé ó rọ̀mọ́ ímélì. Mo sì máa ń yẹ̀ wọ́n wò lóòrèkóòrè lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà ni àwọn iṣẹ́ mìíràn wà tí ó jẹ́ wípé nípa ímélì yìí ni mo máa fi ṣe wọ́n. Mo sì máa fi ímélì yìí kan pẹ̀lú fi wọ́n ránṣẹ́ sí orí sílìsì ìsọ̀rí ẹ̀ka ilé iṣẹ́ wa. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ó jẹ́ wípé mo máa ń fi àṣeyọrí iṣẹ́ ránṣẹ́ nípa ímélì yìí sí ọ̀gá àgbà ilé iṣẹ́. Nítorí náà ní gbogbo ìgbà ni mo máa ń lo ímélì, gbogbo ìgbà ni mo sì máa ń yẹ̀ ẹ́ wò. Nítorí àwọn méséjì kọ̀ọ̀kan tí ó lè wọlé tí ó sì jẹ́ wípé wọ́n nílò láti ṣe, láti ṣe àtúnṣe sí ní kíákíá. Òmi mìíràn sì wà nínú àwọn ímélì yìí tó jẹ́ wípé mo ní láti fèsì sí ní kíákíá. Mo sì máa ń gbìyànjú láti yẹ gbogbo àwọn fóldà mi wò nínú ímélì mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń retí àwọn ímélì méséjì tí mi ò kí ń tètè rí wọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo sì lè gbàgbé láti wọ spam méséjì pẹ̀lú. Sùgbọ́n mo máa ń gbìyànjú lórí wípé kò sí àwọn méséjì tí ó nílò kí n ṣàtúnṣe sí àwọn nkànkan tí mi ò kí ń wò. Nítorí náà gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí pé àwọn ìgbà mìíràn wà tí mo fẹ́ràn láti wà ní ìdákẹ́jẹ́ pẹ̀lú. Nítorí ọ̀pọ̀ ìgbà tí mo bá ti lọ ibi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ tó ti rẹ̀ mí, mo máa ń gbiyànjú láti le rí pé mi ò jẹ́ kí ǹkan kan kí ó yọ mí lẹ́nu, tàbí kí àwọn ǹkan kan kí ó dì mi lọ́wọ́ àti má sì mi. Mo fẹ́ràn láti máa ronú jinlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti wà ní ilé tó ti rẹ̀ mí wá láti ibi iṣẹ́. Àwọn ìgbà yìí ni mo fẹ́ràn kí gbogbo àwọn ǹkan máa wà ní ìdákẹ́jẹ́. Nítorí pé tí mo bá wà ní ìdákẹ́jẹ́, ó máa ń fún mi ní ìtura ọkàn ó sì máa ń mú kí ọpọlọ mi kí ó ṣiṣẹ́ dáadáa. Ọ̀pọ̀ àwọn ǹkan ni mo fẹ́ràn láti máa rò jinlẹ̀ dáadáa kí n lè mọ àtúnṣe tí mo lè ṣe sí wọn, kí n sì lè mọ ìlànà tí mo lè to àti àwọn ìgbésẹ̀ tí mo lè gbé. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo máa sábà gbé aṣọ òtútù yìí lọ́wọ́ ní gbogbo ìgbà tí mo bá ń lọ ibi iṣẹ́ tàbí bóyá mo ń wa ọkọ̀ lọ sí ilé tó kan tàbí èkejì. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń lo aṣọ òtútù yìí ní inú òjò tàbí nínú òtútù. Nítorí pé ojú ọjọ́ lè yí padà ní ìgbàkúgbà. Nítorí náà ni mo sì máa ń gbé aṣọ òtútù yìí lọ́wọ́. Mo sì fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ pẹ̀lú. Nítorí ìgbà tí òjò bá rọ̀ kí n lè rí àwọn nǹkan tí yóò lè dènà òtútù láti má jẹ́ kí wọ́n kó wọ inú ara mi. Nítorí náà ni mo sì máa ń gbé àwọn aṣọ òtútù yìí lọ́wọ́ tí mo sì máa ń hun ìbọ̀sẹ̀ lọ́wọ́ pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà míràn ni ojú ọjọ́ lè sọ wí pé òòrùn yóò ràn dáadáa tàbí kí ojú ọjọ́ kí ó ní òòrùn. Ṣùgbọ́n nígbà tí ọba máa tó wákàtí mélòó kan, ayípadà ojú ọjọ́ lè ṣẹlẹ̀ kí òtútù mú tàbí ojó tilẹ̀ lé rọ̀ tàbí kí ó jẹ́ wí pé atẹ́gùn ni yóò máa fẹ́. Eléyìí yóò fún mi lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wọ aṣọ òtútù mi láti lè má jẹ́ kí òtútù kí ó wọ inú ara mi.

Ó ti pẹ́ tí mo ti lá alàbùrúkú kẹ́yìn. Ọ̀pọ̀ ìgbà tí mo wà ní kékeré ni mo máa ń lá àwọn àlá yìí nítorí pé ní ipò tí mo máa ń fi sùn nígbà náà lọ́hun kò bójú mu tó. Nítorí náà ni mo ṣe ríi wípé eléyìí ló ń fa àlákálà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ríi wípé ọkùnrin kan ń lé mi lójú àlá tí mo sì máa ń sá eré gidi. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló jẹ́ wípé àlá mìíràn tí mo bá lá tí mo bá máa jí sí ojú ayé màá ríi wípé iṣẹ́ ni àyà mi ń jà gúlé gúlé gúlé gúlé. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló sì jẹ́ wípé mo máa ń rí ara mi tí àwọn ènìyàn yóò yí mi ká tàbí tí ẹlòmíràn yóò mú àdá lọ́wọ́ láti máa lé mi lójú àlá. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé mi ò kí ń fẹ́ sùn rárá tí alẹ́ bá ti lẹ́ nítorí pé mo mọ̀ pé bí mo bá ti sùn àwọn àlá burúkú yìí yóò máa wá. Ìdí náà sì rè tí ẹrù fíì n bá mi láti sùn ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà tí mò ń dàgbà mò ń ríi wípé àwọn ọ̀nà tí mò ń gbà sùn nígbà mìíràn lè fa kí ènìyàn máa lá alàbùrúkú. Nítorí náà ni mo ṣe ṣe àtúnṣe sí ipò sísún mi tó sì jẹ́ wípé àwọn àlá yìí àwọn alàbùrúkú yìí wọ́n dínkù.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń mú aṣọ wíwẹ̀ yìí tí mo máa ń ṣètò rẹ̀ sí ààyè ọ̀tọ̀. Nítorí pé tí mo bá fẹ́ lọ wẹ̀, mo fẹ́ràn láti máa, láti máa wọ ọ̀pọ̀ ìgbà mìíràn náà lọ sí jẹ wípé pé bí mo bá fọ aṣọ wíwẹ̀ yìí, mo máa ń gbìyànjú láti ríi wí pé ọjọ́ tí mo bá fọ̀ ó jẹ́ ọjọ́ tí òórùn wà dáadáa tó jẹ́ wí pé yóò le gbẹ nígbà tí mo bá fọ̀ wọ́n. Nítorí pé aṣọ ìwẹ̀ mi, mo fẹ́ràn rẹ̀ dáadáa ó sì máa ń fún mi ní ìtura ọkàn àti ìwúrí ní ìgbà mìíràn láti lọ wẹ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn ti wà tó jẹ́ wí pé bí mi ò bá tiẹ̀ fẹ́ wẹ̀, bí mo, bí mi ò bá tiẹ̀ fẹ́ wẹ̀ rárá ṣùgbọ́n nípa wí pé aṣọ wíwẹ̀ yìí mo fẹ́ràn rẹ̀, eléyìí máa mú mi lọ sí ilé ìwẹ̀ láti lọ wẹ̀ ní ọ̀pọ̀ ìgbà nítorí pé mo fẹ́ràn aṣọ ìwẹ̀ náà dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun. Ọ̀pọ̀ ìgbà náà ni mo ṣì máa ń ṣe èyí. Nítorí pé lílọ sí etí òkun àti ṣíṣe ìrìnàjò ìgbafẹ́, ó máa ń fún mi ní ìlera ọkàn ó sì máa ń mú kí n ní ìbàlẹ̀ ọkàn pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà náà lọ jẹ́ wípé bí mo bá ti ní ààyè ní ọjọ́ ìsinmi iṣẹ́, mo máa ń kó àwọn mọ̀lẹ́bí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lọ sí etí òkun láti lọ ṣe àbẹ̀wò sí bí etí òkun ti rí àti láti wo bí òkun ti ń lọ síwájú, tí ó ń lọ sẹ́yìn. Nítorí pé ó máa ń jẹ́ ohun ìyàlẹ́nu fún mi bí mo ti ń wo òkun pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ tó fi ń lọ síwájú, tó fi ń lọ sí ẹ́yìn. Àti wípé lílọ sí etí òkun jẹ́ ọ̀nà láti fi ṣe ìsinmi iṣẹ́ tí mo sì lè tẹ́ ara mi lọ́rùn tàbí kí n mú inú ara mi dùn. Ọ̀pọ̀ ìgbà náà ni àwọn mọ̀lẹ́bí mi máa ń yọ mí lẹ́nu láti jẹ́ ká lọ sí etí òkun, ká lọ gbafẹ́ tàbí kí a lọ fún ìsinmi ránpẹ́. Nítorí pé ó ṣe pàtàkì láti máa lọ fún àwọn ìsinmi wọ̀nyí. Eléyìí yóò mú kí ènìyàn sinmi ojú pẹ̀lú gbíbójúkúrù ní screen. Kì í ṣe gbogbo ìgbà ni ènìyàn lè máa wo screen. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa ṣe àwọn ìrìnàjò wọ̀nyí lẹ́ẹ̀kọ̀kan tí mo bá ti fẹ́ sinmi àti tí mi o fẹ́ láti máa wo screen pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ nitorí wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń ríra nípa ti oúnjẹ. Mo sì ní ìwọ̀n ìsọ̀rí oúnjẹ tí mo kórìíra dáadáa. Nítorí nígbà tí mo wà ní kékeré, mo jẹ́ ẹni tí mo ní àìsàn nípa oúnjẹ kan. Nítorí náà, nígbà tí mo dàgbà, mo yan àwọn oúnjẹ kan láàyò láti máa jẹ, tí mo sì yan àwọn oúnjẹ kan ní ìpọ̀sí láti má máa jẹ rárá. Àwọn oúnjẹ tí mo ní àìsàn ìkórìíra sí wọ́n pọ̀ dáadáa. Fùfú ni oúnjẹ àkọ́kọ́ tí mo ní àìsàn ìkórìíra sí. Mi ò fẹ́ràn fùfú rárá nítorí pé ó jẹ́ oúnjẹ, tí ó máa ń mú kí n máa pọ̀ tí mo bá ti jẹ. Nítorí náà ni mo sì ní àìsàn ìkórìíra sí oúnjẹ yìí. Mo tún ní àìsàn ìkórìíra sí ọbẹ̀ tí à ń pè ní ọbẹ̀ ilá. Mo kórìíra rẹ̀ pẹ̀lú nítorí bí mo ti máa ń wo lójú tí ó máa ń fà. Nítorí náà ni mo sì ní ìkórìíra sí. Ọ̀pọ̀ oúnjẹ tí mo tún ní ìkórìíra sí òun ni índómì. Mo kórìíra sí oúnjẹ yií, mi ò ti è níí fẹ́ rẹ̀ rárá. Wọ́n pọ̀ lóríṣiríṣi láwọn oúnjẹ tí mo ní àìsàn ìkórìíra sí, nítorí mo jẹ́ ẹni tí ó ń ríra nípa tí jẹ àwọn oúnjẹ kan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Nítorí pé nípa wíwo ojú ọ̀run láti máa wo àwọn ìràwọ̀ yìí jẹ́ àwọn ǹkan ìyàlẹ́nu fún mi ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ń wò wọ́n. Ó tilẹ̀ máa ń wù mí láti máa wo oríṣiríṣi ìṣe àwọn ìràwọ̀ wọ̀nyí ní ojú ọ̀run. Mo máa ń wò wípé báwo ni àwọn ìràwọ̀ yìí ti ṣe tóbi tó nígbà tí a bá rí àǹfààní láti súnmọ́ ibi tí àwọn ìràwọ̀ yìí wà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì máa ń wo àwọn ìràwọ̀ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ adẹ́dà tí ó jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tí ó le rí ìdí rẹ̀. Àwọn ìràwọ̀ yìí sì ní àwọn oríṣiríṣi ìṣe tíwọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló wà tó jẹ́ wípé bí òṣùpá kò bá sí rara àwọn ìràwọ̀ tí ó wà ní ojú ọ̀run, wọ́n tó fún ìmọ́lẹ̀ ní ìgbà mìíràn. Àwọn ìràwọ̀ yìí sì le, mo rí i wípé gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó ní ojú ọ̀run ni wọ́n ní àwọn ìṣe tíwọ́n, tí wọ́n sì wà ní ìsọ̀rí ìsọ̀rí tiwọn. Àwọn ìràwọ̀ mìíràn wà tí ó tóbi, àwọn mìíràn sì wà tí wọ́n kéré nípa bí a ti ń wò wọ́n ní ojú ọ̀run. Nítorí náà ó jẹ́ ǹkan tí ó rẹwà ní ojú mi tí mo bá ti ń wò wọ́n. Eléyìí náà ló sì sokùnfa bí mo ti fẹ́ràn láti máa wò wọ́n ní alalẹ́ nípa bí wọ́n ti ń yípo ojú òfuurufú àti nípa bí wọ́n ti ṣe rẹwà tó ní ojú ọ̀run ní àsálẹ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidigidi láti ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ mi. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń ṣe eré ìdárayá yìí dáadáa, tí a tún máa ń lọ sí àwọn ìletò tò míràn láti lọ ṣe eré ìdárayá yìí. Ọ̀pọ̀ ìgbà náà ni oríṣiríṣi àwọn ènìyàn máa ń wá sí ilé ìwé wa nígbà tí a bá fi ìwé pé wọ́n fún eré ìdárayá yìí. A dé, a sì tún máa ń lọ sí oríṣiríṣi àwọn ilé ìwé náà láti lọ ṣe eré ìdárayá yìí. Lóòótọ́, mo jẹ́ ẹni tí kò mọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa, ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa wò bí àwọn ènìyàn ti ṣe ń gbá, tí èmi náà sì jókòó pẹ̀lú wọn tí àjọ ń wò bí wọ́n ti ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí. Lóòótọ́, nígbà tí mo dàgbà tí mo kúrò ní ilé ìwé, mo eré ìdárayá tí mo yàn láàyò ni eré sísá. Nítorí pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kì í ṣe nǹkan tí ẹyọ ènìyàn kan lè dàgbà. Nítorí náà ni mo ṣe mú eré ìdárayá, eré sísá ní ọ̀kúnkúndùn tó jẹ́ wípé mo lè sá eré, eré ìdárayá bí ibùsọ̀ kìlómítà méjì sí mẹ́ta ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń sá eré ìdárayá yìí.

Mo máa ń gé irun mi níbí ọ̀sẹ̀ méjì méjì sí ara wọn. Nítorí mo jẹ́ ènìyàn tí kò fẹ́ràn ká máa dá irun sí. Mi ò ṣe níìfẹ̀ sí kí irun máa kún ní orí mi. Nítorí náà ni mo ṣèyàn àti máa gé irun mi ní àwọn àsìkò ọ̀sẹ̀ méjì méjì. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé bí mo bá rí pé orí ń fọ́ mi tí mo sì rí wípé irun mi ti kún fẹ́ẹ́rẹ́fẹ́, mo tún máa ń gbìyànjú láti gé. Yálà ó lè máì tí ì pé ọ̀sẹ̀ méjì tí mo máa ń gé irun mi. Nítorí pé mo nífẹ̀ẹ́ sí kí n bo mi sórí, kí omi dé ìsàlẹ̀ orí mi dáadáa, kí n sì wà ní ìtura pẹ̀lú ìbàlẹ̀ ọkàn. Nípa gígé irun mi lóòrèkóòrè tí mo tún nífẹ̀ẹ́ sí, ó máa ń jẹ́ kí ojú mi kí ogun régé kí ó sì rẹwà pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń wo wí pé báwo ni mo ti fẹ́ràn àti máa gé irun mi lóòrèkóòrè. Ṣùgbọ́n oníkálukú ló ní àwọn nǹkan tí ó nífẹ̀ẹ́ sí. Nítorí náà gígé irun mi ní ọ̀sẹ̀ méjì ó jẹ́ nǹkan tí mo yàn láàyò tí mo sì nífẹ̀ẹ́ sí dáadáa. Nítorí pé ó máa ń mú mi wà ní ipò ọmọlúwàbí láàárín àwọn àwùjọ. Àwọn ènìyàn sì máa ń fi ojú ọ̀tọ̀ wo ẹni tí ó bá ń gé irun rẹ̀ dáadáa tí ó sì ń wúwa ọmọlúwàbí. Wọ́n máa ń fojú ọ̀tọ̀ wo wọn dáadáa yàtọ̀ sí àwọn tí wọ́n ní irun kíkún tàbí àwọn tí irun wọn takókó lé wọn lórí.

Ọ̀nà tí mo máa ń gbàmú àwọn èrò tútù wá ni wípé kí n tó ṣe ohunkóhun, mo máa ti ń kọ́kọ́ ṣe ìwádìí, mo sì máa ń ro wọ́n ní àròjinlẹ̀ dáadáa kí n tó mú àwọn èrò náà wá. Nítorí pé bí ènìyàn bá ro àròjinlẹ̀ nípa ohunkóhun láti ṣe tàbí tí ó ṣe ìwádìí dáadáa lórí nǹkan tí ó fẹ́ ṣe, gbogbo àwọn èrò tí yóò rò nípa ǹkan náà yó jẹ́ èrò tútù, yóò sì jẹ́ iléyi tó máa jẹ́ ìtẹ́wọ́gbà fún àwọn ènìyàn tí wọ́n wà ní àyíká. Wọ́n sì máa ní ìfẹ́ síi láti gbọ́ irù àwọn èrò náà. Ọ̀pọ̀ igba ní àwọn ènìyàn máa ń nífẹ̀ẹ́ láti gbọ́ láti ọ̀dọ̀ mi nípa èrò tí mo ní yálà lórí iṣẹ́ tàbí lórí okòwò tàbí lórí ohunkóhun. Ó ti le jẹ́ nípa èrò yíyanjú kùdìẹ̀kùdìẹ láàárín mọ̀lẹ́bí kan sí èkejì tàbí kí ó jẹ́ èrò nípa ìparí ááwọ̀ láàárín ọ̀rẹ́ kan sí èkejì. Nítorí náà mo nífẹ̀ẹ́ láti máa ro àròjinlẹ̀ dáadáa, mo sì nífẹ̀ẹ́ láti máa ṣe àwọn ìwádìí lọ́lọ́kò ojo kan kí n tó gbé èròkérò kalẹ̀. Nígbà tí mo bá sì gbé èrò mi kalẹ̀, ọ̀pọ̀ igba mìíràn ni àwọn ènìyàn máa ń gba èrò mi wọlé. Nítorí pé èrò mi jẹ́ èrò tútù tí ó sì máa ń fi ní ni ọkàn balẹ̀ wípé bí àwọn bá tẹ̀lé èrò yìí, yóò jẹ́ kí ohun gbogbo kí ó rọrùn dáadáa.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ti ń ta guitar. Nítorí pé ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ìgbà èwe mi wá. Lóòótọ́, mi ò ní ore ọ̀fẹ́ àti àǹfààní sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí mo ti wà ní ọ̀dọ̀ ọmọkùnrin. Ṣùgbọ́n ó máa ń wù mí dáadáa láti mọ guitar yìí títà. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n mọ guitar yìí títà. Ṣùgbọ́n ìgbà èwe mi, mi ò ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti lọ sí ibikíbi láti lọ máa kọ́ àwọn nǹkan wọ̀nyí. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní àǹfààní sí àtìkọ́ guitar, nítorí pé púpọ̀ nínú wọn ni ó jẹ́ wípé ilé wọn ti ilé ìjọsìn tí wọ́n sì ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti lọ máa kọ̀ ní àkókò ìgbà holiday wa. Lóòótọ́, ó lè jẹ́ ìpèníjà fún mi láti kọ́ báyìí. Nítorí pé kí n tó kúrò ní ibi iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà, kí n tó délé, kí n tó se oúnjẹ, mo máa ń gba àkókò ọ̀pọ̀ ìgbà míràn sì rèé ní ọjọ́ ìsinmi iṣẹ́ tí ó jẹ́ ọjọ́ àbámẹ́ta. Mo máa ń rí dájú wípé mo tún àwọn inú ilé mi ṣe, mo sì lọ sí ọjà láti lọ ra àwọn oúnjẹ. Mo mọ̀ wípé ìdojúkọ le wà nípa àtìkọ́ ẹ̀kọ́ tuntun, ṣùgbọ́n mo ń gbìyànjú, mo sì ń sa gbogbo ipá láti lọ kọ́. Nítorí pé mo mọ̀ pé mo ní láti wá ààyè fún ara mi láti ní ìmọ̀ tuntun sí i. Nítorí náà ni mo sì ń gbìyànjú gbogbo àwọn ipá tí mo lè sá láti kọ́ guitar títà.

Àwon orin tí mo féràn jẹ́ àwon orin ìyìn sí Ọlọ́run. Mo féràn láti máa sin Ọlọ́run, mo sì féràn láti máa kọ orin ìyìn sí i pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá fẹ́ gbọ́ orin, náà ló jẹ́ wípé mo máa ń gbọ́ orin ìyìn sí Ọlọ́run. Nítorí pé ní gbogbo ìgbà ni Ọlọ́run ń ṣe ohun rere fún mi tí ó sì ń ṣe ọlọ́kàn òjọ́ kan oore fún mi pẹ̀lú. Nítorí náà ni mo sì máa ń fẹ́ láti máa yìn ní gbogbo ìgbà tí mo sì fi féràn láti máa gbọ́ orin ìyìn sí Ọlọ́run. Lóòótọ́, àwọn ọ̀pọ̀ ìgbà mìíràn náà wà tó jẹ́ wípé bí mo bá fẹ́ gbọ́ orin, mo lè gbọ́ orin tàka sófe. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ro àròjinlẹ̀ nípa àwọn oore tí Ọlọ́run ṣe fún mi, mo féràn láti máa yin Ọlọ́run láti inú ọkàn mi wá, mo sì féràn láti máa gbọ́ àwọn orin tí ó dá lórí yínyìn Ọlọ́run àti sísin Ọlọ́run. Eléyìí náà ló sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kásẹ́ẹ̀tì orin wọ̀nyí. Ní gbogbo ìgbà tí mo bá sì ti wà ní inú ilé, ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ pé lọ́jọ́ ìsinmi, orin ìyìn sí Ọlọ́run ni mo máa ń gbọ́ láti òwúrọ̀ títí di àṣálẹ́ ní ìgbàkúgbà tí mo bá ti fẹ́ gbọ́ orin.

Mo fẹ́ràn láti máa wo àwọn ilẹ̀kùn mi bóyá wọ́n ti wà ní títì pẹ̀lú àwọn fèrèsé mi, bóyá gbogbo rẹ̀ ti wà ní títì. Mo tún máa ń gbìyànjú láti lọ wo ilé ìdáná mi kí n mọ̀ wípé kò sí àwọn ẹ̀rọ abá iná ṣiṣẹ́ tí mi ò gbàgbé láti pa. Lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí, mo máa tún wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni inú ilé bóyá gbogbo wọn ti wà ní ipò dídára. Lẹ́yìn náà ni mo máa ń wo àwọn tẹlifíṣàn mi àti àwọn rédíò mi láti rí mọ̀ wípé gbogbo wọn wọ́n sì papọ̀ pẹ̀lú iná àmúná wa. Nítorí ó ṣe pàtàkì láti máa yẹ gbogbo àwọn nǹkan yíwò bí a bá fẹ́ lọ sùn kí a lè mọ̀ wípé a kò fi ara wa sínú ewu ìṣẹ̀lẹ̀ ìyàmbá iná ní òjijì. Èléyìí ìná ló ṣe pàtàkì láti wà pẹ̀lú ojúlálákàn fi ń sọrí láti wo gbogbo àwọn nǹkan wọ̀nyí bí wọ́n yá wọ́n wà ní ipò yíyẹ.

Àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni àwọn òwúrọ̀ kọ̀ọ̀kan dáadáa. Ọ̀kan nínú wọn jẹ́ gbígba àdúrà nígbà tí mo bá jí. Mo fẹ́ràn láti máa gbàdúrà sí Ọlọ́run nígbà tí mo bá jí lórí ibùsùn mi. Lẹ́yìn náà, mo tún fẹ́ràn láti máa ṣe eré ìdárayá rańpẹ́ nípa fífò ṣókè ní ọ̀pọ̀ ìgbà. Eléyìí yóò mú kí òógùn kí ó jáde ní ara mi, yóò sì lè mú ara mi yá gágá sí àwọn ìṣe òjọ́ tí mo fẹ́ ṣe. Lẹ́yìn èyí, mo tún máa n dáná láti, láti gbómi sórí iná kí n lè po kọfí tàbí tíì. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì dáadáa. Nítorí pé mi ò kí ń ní ààyè láti jẹun òwúrọ̀ àti wípé mi ò fẹ́ràn àti máa jẹ oúnjẹ òwúrọ̀ ní kíákíá. Mo máa ń gbìyànjú láti jẹ́ wípé bí mo bá fẹ́ jẹun òwúrọ̀ kí ó tóbi ago mẹ́sàn sí mẹ́wàá òwúrọ̀. Eléyìí ló sì sokùnfa bí mo ti mọ̀. Mo ti fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì ní ọwọ́ òwúrọ̀ kó tó di wípé mo múra lọ sí ibi iṣẹ́. Ni àwọn nǹkan tí mo tún fẹ́ràn láti máa ṣe ní àwọn òwúrọ̀ ni láti fi, láti fi jẹ́ kí ara mi kí ó jí pépé sí iṣẹ́. Òun náà ni wípé mo máa ń rí i wípé mo rin àwọn ìrìn ibùsọ̀ bí méjì sí mẹ́ta kí n lè ní okun àti agbára. Eléyìí yóò jẹ́ kí ara mi jí pépé sí iṣẹ́ lọ́gán tí mo bá ti ń wọ ibi iṣẹ́ mi.

Ó ti tó bi oṣù kan tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn. Bí oṣù kan sẹ́yìn, mo kẹ́ fí wípẹ́ ó ma rẹ̀mí wá láti inú tí eléyi ṣise okúnfa lilọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà. Nígbà tí mo sì rí dókítà, dókítà ní iṣẹ́ púpọ̀ ní ọjọ́ náà, nítorí náà ni wọ́n sì fún mi ní appointment láti padà wá. Mo sì padà lọ sí ilé ìwòsàn. Dókítà sì se àwọn àlàyé lóríṣìíríṣìí ọ̀kan òjọ̀kan fún mi lórí àwọn àyẹ̀wò tí mo máa lọ se. Lẹ́yìn tí mo sì se àyẹ̀wò yìí tán, wọ́n sì jẹ́ kí ó di mímọ̀ fún mi wípé ṣúgà tí ó wà ní ara mi, pé ṣúgà náà ló. Mo ní láti máa jẹ àwọn ǹkan dúndùn kí n lè dá àwọn ṣúgà tí ó ti lọ, tí ó ti lów yìí padà sí agbo ara mi. Nítorí mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn tí máa jẹ àwọn ohun dúndùn dúndùn, nítorí pé mo máa ń sọ́ra fún àwọn ṣúgà ni ó sì jẹ́ wípé mo kórìíra àwọn ǹkan dúndùn dúndùn yìí. Eléyìí sì ti sokùnfa bí mo ti ṣe jìnnà sí àti máa jẹ ṣúgà tó sì mú kí àwọn ṣúgà tí ó wà ní ara mi kí ó lọlẹ̀ pátápátá. Eléyìí náà ni dókítà sì fi ṣe, tó sì fi ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé mo máa ń jókòó láti bá ara mi ní gbolóhùn. Nítorí pé bí ènìyàn bá ti e ń la oríṣiríṣi nǹkan koja nínú ayé. Yálà nípa ti iṣẹ́ tàbí nípa ti mọ̀lẹ́bí tàbí nípa ìṣòro owó níná. Ènìyàn gbọ́dọ̀ mọ bí ó ti lè ṣe ìsọdọ̀tun ọkàn rẹ̀. Nípasẹ̀ ṣíṣe èyí kò ní fún ni ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti fi ọkàn ènìyàn sí ipò tí ó léwu. Nítorí pé bí a bá gbé oríṣiríṣi àwọn nǹkan sí ọkàn wa, ó léwu fún ìlera ara wa. Ó sì lè sokùnfà kí àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà ara kí ó máa ní ìdojúkọ. Nítorí pé a kò fún wọn ní àwọn ìbàlẹ̀ ọkàn, a kò sì fún wọn ní èrò tí ó péye. Nítorí náà ni mo sì máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa ní gbogbo ìgbà tí mo sì máa ń fi ọkàn mi balẹ̀ fún oríṣiríṣi èyíkéyìí ìṣòro tí mo lè máa là kọjá tàbí èyíkéyìí oríṣiríṣi àdojúkọ tí mo lè máa dojúkọ. Mo sì máa ń tún pé ara mi jókòó láti bá ara mi sọ̀rọ̀ àti láti la ara mi lóye lórí àwọn ohunkóhun tí mo lè máa ṣe. Mo sì fẹ́ràn láti má jẹ́ kí ohunkóhun kí ó máa gba ọkàn mi nípa àwọn ìdàrúdàpọ̀ ohun tí mò ń là kọjá. Eléyìí yóò fún mi ní ìbàlẹ̀ ọkàn, yóò sì jẹ́ kí n ní ìsọdọ̀tun ọkàn tí ó péye tí ó sì ṣe àǹfààní fún ọkàn àti ìlera mi pẹ̀lú.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Fífọ ọwọ́ lójoojúmọ́ fún mi kò sí ní òǹkà rárá. Nítorí wípé, ọ̀pọ̀ ìgbà tí mo bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ni mo máa ń gbìyànjú láti fọ ọwọ́ mi. Yálà bóyá mo lọ ṣe ìgbọ̀nsẹ̀ tàbí mo lọ tọ̀, mo máa ríi wípé mo fọ ọwọ́ mi dáadáa. Nítorí wípé nípa fífọ ọwọ́ wa, ó mú wa dènà àwọn oríṣiríṣi àrùn tí ó lè jẹjáde láti ibi ọwọ́ wa. Yálà népa ohun tí a fẹ́ jẹ tàbí népa ohun tí a fẹ́ mu. Eléyìí ló sì sokùnfà fífo ọwọ́ ní oorekoore fún mi. Nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kòkòrò àfojúrí máa ń wà ní ọwọ́ wa nípasẹ̀ lílọ sí ilé ìgbọ̀nsẹ̀. Eléyìí ló sì fi jẹ́ wípé mo kọ́ ẹ̀kọ́ láti máa fọ ọwọ́ dáadáa àti láti má ṣe jẹ́ kí ohunkóhun kí ó wà pẹ̀lú ọwọ́ wa nígbà tí a bá fẹ́ fi ohunkóhun sí ẹnu wa. Nítorí náà, mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ dáadáa ní àìmọye ìgbà tí mo sì máa tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn pẹ̀lú lórí ọ̀nà tí wọ́n lè gba dènà àwọn àrùn tàbí àwọn àìsàn tí ó lè jẹjáde láti ilé ìgbọ̀nsẹ̀ sí ọwọ́ wa láti má yẹ kí a fi ọwọ́ náà mú ohun tí a fẹ́ jẹ. Eléyìí ló sì ṣe pàtàkì fún wa láti máa fọ ọwọ́ wa lóorekoore nígbà tí a bá jáde láti ilé ìgbọ̀nsẹ̀ tàbí tí a bá ṣe ohunkóhun tí a mọ̀ wípé ó ní ẹ̀gbin. Nítorí a lè gbàgbé kí á fi ọwọ́ náà mú ohun tí a fẹ́ jẹ, eléyìí sì sokùnfà bí àrùn tàbí àìsàn ṣe lè wọlé sí àgọ́ ara wa.

Ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjì ni wípé mo máa ń pe ẹni tí mo ṣẹ̀ sí láti bá wọn sọ̀rọ̀ pẹ̀lú itubiinubi Ọ̀pọ̀ ìgbà miran ni mo máa ń wá wọn lọ sílé ní òwúrọ̀ láti lọ se àbẹ̀wò sí wọn nítorí pé mo mọ̀ wípé nípa bíbẹ̀ wọn wò ní òwúrọ̀ kùtùkùtù, ó máa ń jẹ́ kí wọ́n ní ìbàlẹ̀ ọkàn àti àaǹfàní kúnkún wípé bí mo tilẹ̀ ṣe wá wọn wá ní kùtùkùtù òwúrọ̀, mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ àlàáfíà tí mo sì fẹ́ tọrọ àforíjì láti inuú ọkàn mi wá. Loótọ̀, kò sí bí a ṣe lè ṣe kí a má ní ọ̀nà kan tàbí èkejì tí àwọn ènìyàn lè gbà mú wa bínú. Eléyìí sì lè sokùnfà kí a sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé kò yẹ láti sọ sí ẹni kejì wa. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn nípa bíbá wọn sọ̀rọ̀ ọmọlúwàbí àti nípa bíbá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti ìbàlẹ̀ ọkàn. Nítorípé mi ò nífẹ̀ẹ́ sí kí a má gbé àwọn ènìyàn sókàn yálà boya a sẹ́ra tàbíi à ti e ni aáwọ̀ tàbí ọ̀rọ̀ ìjà ní àárín wa. Mo sì máa ń tọrọ ìdáríjì lọ́wọ́ wọn nígbà tí mo bá rí pé ọkàn mi ń dá mi lẹ́bi tí mo sì rí wípé àwọn ọ̀rọ̀ tàbí àwọn ìwùwàsí mi kò gbá ojú mu rárá.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀-èdè. Nítorí ó ṣe pàtàkì láti ní àwọn nọ́mbà wọ̀nyí. Ọ̀nà tí ènìyàn sì fi lè gbà kíni ènìyàn bọ́ lọ́wọ́ àwọn oríṣiríṣi kuudie kuudie tàbí oríṣiríṣi àwọn àdójúkọ ni láti ní nọ́mbà orílẹ̀-èdè. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ènìyàn bá fẹ́ ṣe ounkóhun ní ilé ìfowópamọ́ tàbí bóyá ènìyàn fẹ́ wá iṣẹ́ tàbí bóyá ènìyàn fẹ́ ra àwọn ọjà kan tí owó rẹ̀ pọ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni wọ́n máa ń bèèrè àwọn nọ́mbà orílẹ̀-èdè yìí dáadáa tí ó sì jẹ́ nǹkan tí ó wúlò. Lóòótọ́, gbígba nọ́mbà orílẹ̀-èdè lè jẹ́ nǹkan tí ó nira tó sì fi jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sá láti ṣe ètò àti gba nọ́mbà yìí. Ṣùgbọ́n fún ẹnikẹ́ni tí ó bá mọ ìwúlò rẹ̀, kò sí bí ó ti ṣe le nira tó tí ènìyàn kò ní ṣàpá tí kò sì ní gbìyànjú láti ní nọ́mbà náà. Ọ̀pọ̀ ìgbà ni níní nọ́mbà orílẹ̀-èdè yìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa nípa owó ní ilé ìfowópamọ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì tún wà tó jẹ́ wípé bí mo bá fẹ́ ṣe ounkóhun nípa ilé iṣẹ́, ilé iṣẹ́ mi, wọ́n máa ń bèèrè àwọn nọ́mbà orílẹ̀-èdè yìí nítorí pé mo jẹ́ aṣojú ilé iṣẹ́ mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni wọ́n sì máa ń rán mi lọ káàkiri, káàkiri àwọn ilé iṣẹ́ ńlá ńlá. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì tún máa ń lọ ṣe aṣojú ilé iṣẹ́ mi lórí lẹ̀èdè mìíràn. Nítorí náà ni mo se ní nọ́mbà orílẹ̀-èdè yìí tí ó sì wúlò fún mi dáadáa ó sì jẹ́ kò ṣe é má ní fún ẹni tí ó bá ń ṣe iṣẹ́.

Mi ò fẹ́ràn jiyàn. Mo kórìíra rẹ̀ pẹ̀lú, nítorí pé ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn wà tí ènìyàn bá ń jiyàn, àwọn ènìyàn máa ń rí ènìyàn bí ẹni tí kò mọ nǹkan tí ó tọ́, tí kò sì mọ nǹkan tí ó yẹ. Ọ̀pọ̀ àwọn ènìyàn ti ẹ máa ń rí ni bí ẹni tí kò mọ nǹkan tí ó ń ṣe. Dípò tí màá fi bá àwọn ènìyàn jiyàn, mo fẹ́ràn láti máa ṣe ìwádìí lórí nǹkan tí ó lè fa àríyànjiyàn láàárín wa. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo sì máa ń fi ẹ̀rí àrídájú ti àwọn nǹkan tí ó lè fa àríyànjiyàn. Eléyìí sì jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa wá láti wá sọ àwọn ẹ̀dùn ọkàn wọn tàbí àwọn ìbéèrè tí ó lè fa àríyànjiyàn láàárín àwọn àti àwọn akẹgbẹ́ wọn. Mo sì máa ń gbà wọ́n ní íyanjú láti máa ṣe ìwádìí kúnkún lórí àwọn nǹkan tí wọ́n bá wò wípé boya ọtọ̀ tàbí kó yẹ. Nípasẹ̀ ṣíṣe èyí, yóò fún wọn ní òye nǹkan tí wọ́n ń rò àti ọ̀nà tí wọ́n lè gbà. Eléyìí sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo fẹ́ràn láti máa gbà wọ́n, dáwọn lẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀nà tí a ń gbà ṣe ìwádìí sí àwọn nǹkan tí ó takókó. Eléyìí sì máa ń jẹ́ kí wọ́n rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó lóye, tí ó sì lè kojú àwọn ìṣòro àríyànjiyàn láàárín àwọn ènìyàn méjì.

Bẹ́ẹ̀ni mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn wà tí ó jẹ́ pé ìsọ̀rọ̀ sí wọn àti ìhùwàsí wọn kò bójúmu tó rárá. Ọ̀pọ̀ nínú wọn tí ẹ máa ń pariwo nígbà tí dẹ́rẹ́bà bá ń wa ọkọ̀ ní eléyìí tó túmọ̀ sí wípé wọn le ṣí dẹ́rẹ́bà ọkọ̀ lọ́nà wọ́n sì le mú kí ìpaya tàbí kí dẹ́rẹ́bà kí ó wa ìwàkiwà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ẹlòmíràn máa ń dúró ní àwọn ibùsọ̀ ibùsọ̀ ọkọ̀ tí wọ́n máa ń ra àwọn ohun jíjẹ tàbí ohun mímu. Eléyìí sì máa ń sokùnfà bí wọ́n ti máa ń dènà kí ọkọ̀ má tètè dé ibi tí ó ń lọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá sì wọ ọkọ̀ èrò yìí jẹ́ ìgbà tí mo bá ń lọ sí ibi isẹ́. Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń gbé ọkọ̀ lọ sí ibi isẹ́ tí mo sì máa ń wọ ọkọ̀ èrò lọ sí ibi isẹ́. Nítorí ojú ọ̀nà tó lọ sí ilé iṣẹ́ mi jẹ́ ojú ọ̀nà tí kò dára. Àwọn ibi tó pọ̀ wà dáadáa tí ó ní kótòkótòkótò tí mi ò kí ń fẹ́ láti gbé ọkọ̀ mi lọ. Nítorí náà ọ̀pọ̀ ìgbà ni mo máa ń bínú dáadáa nínú ọkọ̀ nítorí ìhùwàsí àwọn ènìyàn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà wà tí dẹ́rẹ́bà le wu ìwà kò tọ́ kan. Ṣùgbọ́n dípò kí n bínú lójú ẹsẹ̀ mo máa ríi wípé a dé ibùsọ̀ ibi tí a ti fẹ́ dúró kí n tó fi ìbínú mi hàn. Eléyìí yóò sì jẹ́ kí ó ronú síwájú síi kí ó tó di wípé ó tẹnà sí ọkọ̀ rẹ̀ láti máa lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣètò owó iṣẹ́ ni wípé mo ní ilé ìfowópamọ́ tí ó wà ní ààyè ọ̀tọ̀ fún owó iṣẹ́. Nítorí pé mo jẹ́ ẹni tí ó yàtọ̀ gedegede nípa bí a ti ń ṣe ìṣirò owó, mi ò sì nífẹ̀ẹ́ sí wípé kí owó ilé iṣẹ́ kí ó máa papọ̀ mọ́ owó titi ara títè mi. Nítorí náà ni mo sì ní ilé ìfowópamọ́ láyé ọ̀tọ̀ fún owó tí ó jẹ́ ti owó ilé iṣẹ́. Nítorí pé owó nígbà mìíràn lè jẹ́ ohun ìkọ̀kọ̀ sí àwọn ènìyàn tí àwọn ẹlòmíràn sì lè rò wípé bóyá owó ilé iṣẹ́ ni ènìyàn fi ń ṣe gbogbo àwọn nǹkan tí ènìyàn ń ṣe. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tí àwọn ènìyàn máa ń lọ ṣe ìbàjẹ́ lẹ́yìn láti lè jẹ́ kí wọ́n fi ojú ènìyàn rí oríṣiríṣi kùdìẹ̀kùdìẹ. Àwọn ẹlòmíràn tún gbà wípé nípa pé owó ilé iṣẹ́ wà ní ọwọ́ ènìyàn, àwọn ènìyàn lè lò ó láti fi ṣe àtakò tàbí láti fi ṣe ìbàjẹ́ ènìyàn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí owó ilé iṣẹ́ bá sì wà ní ọwọ́ mi tí mo fẹ́ ṣe ìṣirò owó yìí, mo máa ń gbìyànjú láti jẹ́ kí wọ́n rí bí àkọ́ọ̀lẹ̀ owó yìí tí ṣe wà, bí wọ́n ṣe ń wọlé àti bí wọ́n ṣe ń jáde. Eléyìí sì jẹ́ kó mu rọrùn fún mi láti ṣe ìṣirò owó ilé iṣẹ́ tó wà ní ọwọ́ mi nígbàkúgbà tí ó sì rọ̀ mí lọ́rùn dáadáa láti ṣe, nítorí pé ààyè ọ̀tọ̀ àti ilé ìfowópamọ́ ọ̀tọ̀ ni àwọn owó yìí wà.

Bẹ́ẹ̀ni mo máa n gbọ́ podcasti dáadáa nítorí wí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ètò tí mo nífẹ sí láti ma wò nítorí pé mo máa ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ nípa gbígbọ́ podcast yìí. Ọ̀pọ̀ ìgbà mìíràn bí mi ò bá fẹ́ wo eré ìdárayá tàbí bóyá wo àwọn oríṣiríṣi ètò tí ó wà lórí fóònù mi tàbí bóyá lórí móhùnmáwòrán ni mo ti ń wò, podcast yìí ni mo fẹ́ràn láti máa yí sì tí mo sì fẹ́ràn láti máa gbọ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé àwọn àlejò tí ó bá wà lórí ètò podcast yìí, wọ́n máa ń jẹ́ àwọn àlejò tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí, tí wọ́n sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilóyẹ̀ lórí àwọn ìbéèrè tí wọ́n bí wọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì ti kẹ́kọ̀ọ́ lọ́kanòjọ̀kan loríṣiríṣi nípa bí a ti ń gbé ìgbé ayé tó rọrùn àti nípa bí a ti ń ṣètò àwọn oríṣiríṣi business tí ó lè máa mú owó wá. Bóyá eléyì tí ènìyàn lè ṣe nígbà tí ènìyàn bá wà ní ẹnù iṣẹ́ tí ó ń múra láti fẹ̀yìntì tàbí eléyìí tí ènìyàn lè ṣe nígbà tí ènìyàn bá ti fẹ̀yìntì tán tí ó lè máa mú owó wá. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì ti kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń ṣe ètò inú ilé láàárín lọ́kọláya tí kò ń fi sí ìjà láàárín lọ́kọláya. Mo tún kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe lè ṣe dọ́gba dọ́gba láàárín mọ̀lẹ́bí àti láàárín àwọn ọ̀rẹ́ tí eléyì sì máa n mú kí ìrẹ́pọ̀ dáadáa kí ó wà. Nítorí náà mo máa ń gbọ́ podcast yìí dáadáa. Mo sì ti ní oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ nípa podcast yìí láti ọ̀dọ̀ àwọn àlejò tí wọ́n gbé wá sí orí ètò náà.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nípa ríri dájú wípé mo yàn ẹni tí ó kátò láti bá mi ṣiṣẹ́ papọ̀. Ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ yan àwọn alábáàṣìṣẹ́ pọ̀ mi, mo máa ń ríi wípé mo ṣe interview fún wọn, ìyàn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo sì máa ń wo ẹni tí mo ríi wípé mùsìmúsí rẹ̀ dá mùsímúsí dáadáa láti bá mi ṣiṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń ṣe ìdánwò ránpẹ́ fún wọn láti mọ bí wọ́n ti ní òye sí nípa àwọn ǹkan tí a ń ṣe. Mo sì máa ń jẹ́ kí wọ́n ríi wípé kò sí mágòmágó nípa mímu ẹni tí ó lè bá mi ṣiṣẹ́. Nítorí pé mo máa jẹ́ kí gbogbo àwọn ǹkan tí mo ṣe kí ó hàn sí gbogbo wọn. Yálà nípa tí ìdánwò ránpẹ́ tàbí nípa tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe fún gbogbo wọn. Àwọn náà yóò fojú ara wọn rí. Wọn á sì rí i wípé kò sí mágòmágó kankan nípa àwọn tí mo yàn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí bí a ti ṣe lè mú iṣẹ́ wa lókunkúndùn tí a sì lè jẹ́ kí mùsìmúsí wa kí ó dá mùsímúsí lórí àwọn ẹ̀ṣẹ̀ ti àyànláààyò. Nítorí pé àwọn oore-ọ̀fẹ́ máa ń ṣí sílẹ̀ fún àwọn ènìyàn láti lọ sójú ilé iṣẹ́ ní àwọn ilé iṣẹ́ ńláńlá mìíràn ní agbègbè wa tàbí ní ọ̀nà jín jín. Àwọn àǹfààní mìíràn tí ilẹ̀ tún wà pẹ̀lú tó jẹ́ wípé wọ́n máa ń wá àwọn ènìyàn tí mùsìmúsí wọn dá mùsímúsí dáadáa tí wọ́n lè lọ sójú ilé iṣẹ́ ní ilẹ̀ òkèèrè. Eléyì ni ó sì sokùnfa bí mo ti fẹ́ràn láti máa bá wọn sọ̀rọ̀ tí mo sì máa ń gbá wọn ní ìyànjú. Ṣùgbọ́n ọ̀nà tí mo máa ń gbà láti yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń ṣe ìdánwò ránpẹ́ fún wọn mo sì máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí n lè yan ẹni tí mùsìmúsí rẹ̀ dá mùsímúsí tí ó sì mọ ǹkan tí ó ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ lọ dáadáa. Eléyìí sì máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé mo jẹ́ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì máa ń kẹ́yìn sí ọ̀dọ̀ rẹ kí ó tó dé ọ̀dọ̀ ọ̀gá àgbà ilé iṣẹ́. Eleyii si ṣòkùnfà bí mo ti máa ń ṣiṣẹ́ kọjá iye wákàtí tí ó yẹ kí n ṣiṣẹ́ lọ. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà ni Ọ̀gá ilé iṣẹ́, ilé iṣẹ́ wa máa ń fún mi ní àfikún owó nítorí pé mo ṣiṣẹ́ kọjá iye wákàtí tí ó yẹ kí n ṣe. Mo sì máa ń ríi wí pé mo ṣe àwọn iṣẹ́ yìí ní ọ̀nà tó tọ́ tí ó sì bojúmu dáadáa. Nítorí pé mi ò kí ń fẹ́ kí àwọn àṣìṣe wà lórí àwọn fáìlì tàbí àwọn àṣẹ pàrìṣẹ́ tí mo bá ṣe. Nítorí mo mọ dájú wí pé bí àwọn àṣìṣe bá wà tàbí àwọn kùdìẹ̀kùdìẹ bá wà, ó máa ń ní àwọn ipa tí kò dára rárá. Eléyìí sì jẹ́ àwọn nǹkan tí ó fa tí mo fi máa ń ṣọ́ra ṣe, tí mo sì máa ń lo gbogbo àkókò mi láti rí i wí pé gbogbo àwọn fáìlì yìí wà ní ọ̀nà tí ó bojúmu tí àwọn iṣẹ́ orí rẹ̀ sì yanranty dáadáa. Eléyìí sì máa ń fún mi ní ìwúrí ní ọ̀pọ̀ ìgbà tí ọ̀gá ilé iṣẹ́ mi bá pè mí wí pé mo ṣe iṣẹ́ tí ó dára fún òun. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí iṣẹ́ lọ. Lóòótọ́ wọn máa ń fún mi ní owó ju iye tí ó yẹ kí n gba ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ kọjá iye wákàtí tí ó yẹ kí n fi ṣiṣẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń péja dáadáa. Nítorí pé ní ìlú tí a ti bí mi, tí mo sì dàgbà sí, a ní odò ńlá tí ó jẹ́ wípé a máa ń lọ, tí a ti lọ máa ń péja. Lóòótọ́, kò kì í ṣe gbogbo ìgbà ni ààyè tí máa lọ sí etí odò yìí máa ń ṣí sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí ààyè bá ti ṣí sílẹ̀ láti lọ sí odò yìí, mo máa ń lọ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi láti lọ pa ẹja. Oríṣiríṣi ọ̀nà náà ni a sì máa ń gbà láti pa àwọn ẹja wọ̀nyí. Ọ̀nà àkọ́kọ́ ni wípé a máa ń dẹ àwọn néètì sí ojútò ibi tí àwọn ẹja máa ń rìn. Eléyìí sì máa ń fún wa ní oore ọ̀fẹ́ ńlá láti kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì wà, nígbà tí omi bá kún dáadáa tí ó léwu fún wa láti lọ síbi tí a lè dẹ àwọn, àwọn yìí sí. A máa ń lo ìwọ̀ láti pa àwọn ẹja nípa fífi ìwọ̀ sódò kí a sì fi ìjẹ sí ẹnu ìwọ̀ náà. Eléyìí rọrùn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí pé a lè dúró sí ọ̀nà jíjìn níbi tí omi kò sí rárá ká sì máa wo ìwọ̀ yìí bí ó ti ṣe ń lọ. A máa ń lo oríṣiríṣi àwọn ohun àmì láti jẹ́ ká mọ̀ wípé ẹja ti wá sí ẹnu ìwọ̀ yìí ó sì ti ń fà. Eléyìí máa ń fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fà ìwọ̀ náà láti fi gbé ẹ̀jà náà sókè. A tún máa ń lo nǹkan tí à ń pè ní páńpẹ́ ẹja. Eléyìí náà wà ní ìbámu pẹ̀lú bí a ti ṣe lè fi sí ojútò ibi tí ẹ̀jà lè wá láti wá, láti wá jẹun. Níwọ̀n ìgbà tí wọ́n bá sì ti wọ inú páńpẹ́ ìpẹja yìí láti jẹ nǹkan tí ó wà nínú rẹ̀ bí wọ́n bá ti wọlé, wọn kì í lè jáde mọ́. Nítorí náà oríṣiríṣi ọ̀nà ni mò ń gbà láti pa ẹja nígbà náà tí mo sì mọ̀ bí a ti ń péja dáadáa.

Mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n mi ò tí ì ní ìmọ̀ kíkún dáadáa. Ó lójú àwọn nǹkan tí mo lè kà nípa àwòrán ilé. Mo jẹ́ ẹni tó kọ́ nípa ìmọ̀ ìṣirò owó, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ ẹ kíkọ́ ilé. Ọ̀dọ̀ ọ wọn ni mo sì ti kọ́ bí a ti ń wo àwòrán yìí, kì ń ṣe wípé mo kọ́ ní ilé ìwé rárá. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń lọ sí sáìtì ibi tí wọ́n ti ń bá àwọn ènìyàn kọ́lé. Lóòótọ́, lẹ́yìn tí a parí ilé ìwé gíga, ó pẹ́ kí n torí iṣẹ́. Àwọn ọ̀rẹ́ ẹ̀ mi tí wọ́n kọ́ nípa bí a ti ń kọ́lé àti nípa bí a ti ń báni ra ilé ni wọ́n ti ń ṣiṣẹ́ dáadáa tí mo sì máa ń bá wọn lọ sí ibi iṣẹ́ ẹ wọn nítorí pé iṣẹ́ ẹ wọn fún wọn ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti wà papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a sìjọ máa ń lọ sí sáìtì níbi tí wọ́n ti ń kọ́ ilé lọ́wọ́. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń ka àwọn àwòrán ilé yìí, mo máa ń fi ojú àti ọkàn bá wọn lọ. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń bi wọ́n ní àwọn ìbéèrè ohun tí ó takókó nípa ibi tí mo rí wípé kò yé mi tó. Wọ́n sì máa ń lo àkókò wọn láti ṣàlàyé fún mi. Bí ó ti ṣe rí, eléyìí sì ṣòkùnfà bí mo ti mọ bí a ti ń ka àwòrán ilé. Lóòótọ́, mo lè má ní òye kíkún bí àwọn akẹgbẹ́ ẹ̀ mi tàbí fún àwọn tí wọ́n kọ́ nípa àyè kíkà àwòrán ilé yìí ní ilé ìwé, ṣùgbọ́n èmi náà leè gbìyànjú àwọn ohun díẹ̀díẹ̀ nípa kíkà àwòrán ilé.

Ọ̀nà tí mo máa ń gbà pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé, mo máa ń rí i dájú wípé mo ṣe dédé láàárín wọn kí ó máa bà á dàbí wípé mo jẹ́ ẹni tí ó làhùn tí kò sì làwọ̀sí rárá. Ọ̀pọ̀ ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ sí ilé ìgbafẹ́ tàbí bóyá a lọ sí ibi tí a ti lè ṣe fàájì ara wa, bóyá ilé oúnjẹ, restaurant. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń sanwó ju owó tí àwọn ọ̀rẹ́ mi san, tí wọ́n sì máa ń wò wípé bóyá n ìṣe ni mo ní owó púpọ̀ ju wọn lọ. Ṣùgbọ́n tí eléyìí kò sì rí bẹ́ẹ̀ rárá nítorí pé mo jẹ́ ẹni tí ó làwọ̀sí, mo sì jẹ́ ẹni tí ó kó àwọn ọ̀rẹ́ mọ́ra tí mo sì máa ń fẹ́ ṣe dédé láàárín wọn. Lóòótọ́ àwọn náà máa ń ra oríṣiríṣi àwọn nǹkan tí ó jẹ́ wípé tí mo bá gbìyànjú láti fún wọn ní owó padà wọn ò kí ń gbà. Rárá eléyìí sì máa ń fún mi ní ìwúrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá jọ jáde láti máa fi owó ra oríṣiríṣi àwọn nǹkan tí a bá jẹ tó sì jẹ́ wípé ìwọ̀nba owó péréte ni mo máa ń gbà láti jẹ́ kí wọ́n fi kún owó náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé mo máa ń gbìyànjú láti pè wọ́n fún èmi nìkan láti dá wọn ní ara yá àti láti gbé wọn jáde lọ sí ilé oúnjẹ tí mo sì máa ń rí i wípé gbogbo owó tí a ná ó jẹ́ láti ọwọ́ tèmi nìkan. Nítorí náà mo máa ń ṣe dédé láàárín àwọn ọ̀rẹ́ mi nípa pínpín owó náà.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí tí mo lè gbé orí lé tí mo bá ń sùn. Mo sì fẹ́ràn láti ní ìrọ̀rí tí mo lè wà mọ́ àyà tí mo bá sùn pẹ̀lú. Nípa wíwa ìrọ̀rí yìí mọ́ àyà, ó máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn dáadáa láti sùnrún àìsùndọ́ká. Ó tún jẹ́ ọ̀nà láti fi pa ìrònú rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbo orí lé ìrọ̀rí. Mo máa ń wa pílò yìí mọ́ yà gẹ́gẹ́ bí ẹni, gẹ́gẹ́ bí nǹkan tí mo wò wípé mo dìrọ̀ mọ́ láti fi àwọn èrò inú mi hàn. Eléyìí sì máa ń ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tí ó jẹ́ pé mo máa ń lo ìrọ̀rí yìí, eléyìí tí mo wà mọ́ àyà yìí fún pípèwọ́ òtútù àyà. Eléyìí máa ń dènà àti jẹ́ kí òtútù rọ́ sí àyà mi. Eléyìí náà ni mo sì fi máa ń lo ìrọ̀rí méjì. Nígbà kúgbà tí mo bá fẹ́ sùn tí mo bá ti gbo orí lé ìrọ̀rí kan, màá wa ìrọ̀rí èkejì mọ́ àyà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáadáa. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá dé láti ibi iṣẹ́, ó máa ti rẹ̀ mí dáadáa, gbogbo àgọ́ ara mi ni yóò ti rẹ̀ pátápátá. Ọ̀pọ̀ ìgbà lọ sí jẹ́ pé bí mo bá délé, orí ibùsùn mi ni mo máa ń kọ́kọ́ lọ láti lọ na ara mi. Mo sì máa ń ṣe eléyìí tó bí wákàtí kan sí méjì láti fi na ara mi dáadáa kó tó di wípé mo lè dáwọ́lé ohunkóhun láti ṣe. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé nípa nína ara mi yìí, mo lè gbabẹ̀ kí n sùn. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ pé bí mo bá jí, ara mi yóò ti na dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo sì tún máa ń lo àkókò nína ara yìí láti ronú àwọn oríṣiríṣi àwọn nǹkan. Ó sì, ó sì máa ń ràn mí lọ́wọ́ dáadáa láti ní ìrò rerẹ̀ àti àròjinlẹ̀. Ó sì máa tún fún mi ní ọ̀nà tí ó rọrùn láti wá ojútùú sí àwọn ìṣòro àti kùdẹ̀kùdẹ̀ kọ̀ọ̀kan tí ó bá jẹjáde. Nítorí náà, nína ara jẹ́ ọ̀nà tí mo máa ń gbà láti mú ọkàn mi balẹ̀ àti láti rẹ ọkàn mi sílẹ̀ nípa àwọn ìlàkọjá kọ̀ọ̀kan àti àwọn ohun àdojúkọ kọ̀ọ̀kan. Ó tún máa ń ràn mí lọ́wọ́ láti tún gbogbo àgọ́ ara mi ṣe. Ó sì máa ń tún wọn tò pẹ̀lú tí ó sì máa ń fún mi ní ọrọ̀ ọ̀fẹ́ àti àǹfààní láti wà ní ìlera pípé dáadáa síi láti ṣe ohun tí ó bá kàn àti ohun tí ó bá yẹ dáadáa.

Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi jẹ́ iyàrá ìgbàlejò. Nítorí pé mo ṣe iyàrá yìí lọ́sọ̀ọ́ dáadáa, ó sì rẹwà lójú púpọ̀ pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn láti máa jókòó ní yàrá ìgbàlejò yìí dáadáa, tí ó sì jẹ́ wípé ó máa ń mú kí i ní ìfọ̀kànbalẹ̀, tí ó sì máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn pẹ̀lú. Nítorí àwọn ohun mèremère tí mo ṣe sínú ilé ìgbàlejò yìí. Mo ní oríṣiríṣi àwọn àwòrán tí ó jẹ́ ti aláwọ̀ ewé. Mo sì ní oríṣiríṣi àwọn àwòrán tí ó jẹ́ ti àwọn ènìyàn jàǹkàn jàǹkàn tí ó ti làmìlaka káàkiri àgbàńláayé. Mo tún ní àwọn iná oríṣiríṣi éléyì tí ó jẹ́ ti ìgbàlódé, tí ó jẹ́ ti ayé òde òní tí ó sì máa ń rẹwà dáadáa ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti tàn wọ́n. Ó tún máa ń mú kí gbogbo inú ilé náà kí ó rẹwà dáadáa nípa bí mo ti tànná sí ojú àwọn, àwọn àwòrán tí ó jẹ́ ti àwòrán àwọn ewéko àti àwọn àwòrán oríṣiríṣi mìíràn tí ó wà ní inú ilé yìí. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé mo máa ń tún gbogbo rẹ̀ ṣe dáadáa ní ọ̀nà tí yóò gbà bojú mu tí ó jẹ́ wípé bí àwọn ènìyàn bá wá, wọ́n ó lè jókòó ní ìrọ̀rùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí àwọn náà yóò sì mọ̀ wípé ibi tí wón wọ̀ jẹ́ ibi tí ó jẹ́ ibi tí ó fìní lọ́kànbalẹ̀ tí ó sì dùn wò lójú dáadáa.

Mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì ní òwúrọ̀ nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo lè tètè se tí mo sì lè jẹ kín n tó kúrò nílé lọ sí ibi iṣẹ́. Mo jẹ́ ẹnìkan tí ó mú iṣẹ́ ní ọ̀kọ̀kùndùn tí mo sì fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́ ní àkókò. Mi ò fẹ́ràn láti máa pẹ́ dé ibi iṣẹ́ mi rárá nítorí pé mo jẹ́ ọ̀kan ní nínú àwọn ọ̀gá ilé iṣẹ́ ní ìsòrí ipo mi níbi iṣẹ́. Eléyìí ṣi sòkùnfà bí mo ti máa n tètè jí ní òwúrọ̀ láti dáná oúnjẹ nítorí pé mi ò nífẹ́ sì ká lọ máa ra oúnjẹ nílé oúnjẹ. Lẹ́yìn tí mo bá ti jí, mo máa gbàdúrà mo sì máa dìde láti ṣèrè ìdárayá ránpẹ́. Lẹ́yìn èyí, mo máa dáná oúnjẹ ṣùgbọ́n kín n tó kúrò nílé lọ sí ibi iṣẹ́, mo máa gbìyànjú láti jẹ búrẹ́dì àti tíì. Eléyìí yóò fún mi ní okun àti agbára láti lè rìn dé ibùdó ìwọkọ̀ ọ̀pọ̀ ìgbà mìíràn tó sì jẹ́ wípé tí mo bá fẹ́ wa ọkọ̀, eléyìí yóò fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti wa ọkọ̀ kó sì ní fún mi ní ìṣòro rárá. Mo sì máa ń gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ nítorí pé mi ò lè jókòó láti máa jẹ oúnjẹ gbígbóná. Eléyìí ló ṣòkùnfà bí mo ti máa ń gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́ mi láti lọ jẹ ṣùgbọ́n kín n tó kúrò nílé, mo máa rí i wípé mo jẹ búrẹ́dì àti tíì kí eléyìí lè fún mi ní okun àti agbára láti ṣe àwọn nǹkan tí ó bá yẹ ní ṣíṣe ní òwúrọ̀ kíákíá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ dáadáa nítorí pé pípa owó pamọ́ ó ṣe pàtàkì. A kò gbọdọ̀ máa fi gbogbo owó wa jẹun, tàbí kí a máa fi ṣe ìgbafẹ́, tàbí kí a máa na sí orí nǹkan tí kò tọ́. Eléyìí ló sì fún mi ní ìrònú láti máa pa owó pamọ́ nítorí ó ṣe pàtàkì dáadáa láti pa owó pamọ́ nítorí ọjọ́ ọ̀dà ń bọ̀. Gbogbo ìgbà kò lè máa rí bákan lọ. Owó kò sì lè máa wà lọ́wọ́ ní gbogbo ìgbà. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa pa owó pamọ́. Mo sì máa ń ṣe gẹ́gẹ́ bí wí pé ó jẹ́ ojúṣe lóṣooṣù láti máa fi owó sí ìpamọ́ nítorí nígbà tí ọjọ́ ọ̀dà bá dé eléyìí yóò ṣe ìrànwọ́ dáadáa láti lè mú owó jáde láti fi ra ohun tí ó wù mí, tí mo nífẹ̀ẹ́ sí. Ó tún ṣe pàtàkì láti máa pa owó pamọ́ torí ọjọ́ ọ̀la, ọjọ́ ogbó lè dé kí ènìyàn fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Àwọn owó tí ènìyàn sì ti ní ní ìpamọ́ yìí ni yóò jẹ́ ìrànlọ́wọ́ tí yóò sì jẹ́ ǹkan tí ènìyàn yóò lò debá nígbà tí ènìyàn bá sì wà tí kò lè ṣiṣẹ́ mọ́. Owó tí ènìyàn ní ní ìpamọ́ náà, òun náà ni ènìyàn yóò máa mú láti máa na àti láti fi máa ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ ní ṣíṣe. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa ronú gbogbo ọ̀nà láti máa fi owó pamọ́ nítorí ọjọ́ ogbó àti ọjọ́ ìfẹ̀yìntì. Fún èyí, mo ní owó ní ìpamọ́ dáadáa tí mo sì máa ń ṣe ní oṣooṣù láti fi àwọn owó pamọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tí mo sì mọ̀ bí a ti ń tún ṣe ní àkọ́kọ́ ni òun ni kọ̀m̀pútà, ayára bí àṣá. Nítorí pé mo fẹ́ràn láti máa kọ́kọ́ ṣe àtúnṣe tí ó bá yé mi sí àwọn ẹ̀rọ ayára bí àṣá mi. Nítorí pé ó jẹ́ ohun èlò tí kò ṣe é má lò lójojúmọ́ fún mi. Eléyìí ṣíṣọkùnfà bí mo ti kọ́ níwọ̀nba láti mọ ohun tí ó kọ́kọ́ yẹ kí ènìyàn ṣe nínú ẹ̀rọ ayára bí àṣá yìí nígbàkugba tí ènìyàn bá ní àdojúkọ tàbí kúdìẹ̀kudiẹ̀ tí ó wáyé lórí ẹ̀rọ ayára bí àṣá yìí. Mo tún kọ́ nípa bí a ti lè ṣe àwọn ohun ránpẹ́ lára ọkọ̀. Nítorí pé eléyìí fúnmi ní oore ọ̀fẹ́ àti àǹfààní wípé bí ọkọ̀ bá tilẹ̀ yọnu sí agbègbè tí ó burú jáì tàbí sí àwọn agbègbè tó ṣe gan nikó, ènìyàn lè ṣe àyẹ̀wò láti ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan tí ó bá yẹ ní ṣíṣe títí tí ènìyàn yóò fi rí ayé gbèdé ilé ìtún ọkọ̀ ṣe. Mo kọ́ nípa rẹ̀ dáadáa tí mo sì mọ àwọn nǹkan tí mo lè ṣe lákòókò tí kúùdìẹ̀kudẹ̀ bá wá tàbí tí ìyọnu bá wá. Mo tún kọ́ nípa ohun tí a lè ṣe nípa fóònù náà. Nítorí pé ọ̀pọ̀ ìgbà fóònù lè yọwọ́ tí ó sì jẹ́ wípé nǹkan tí ó ń ṣe jẹ́ nǹkan kékeré jọjọ. Eléyìí sì jẹ́ kí n kọ́ díẹ̀ nípa bí a ti lè ṣe àhun, bí a ti lè tún fóònù ṣe pẹ̀lú. Mo ní oríṣìíríṣìí ẹ̀kọ́ nípa àwọn nǹkan tuntun ṣe. Nítorí pé ó máa ń fún mi ní ọ̀pọ̀lọ pípè si láti mọ oríṣìíríṣìí àwọn nǹkan. Àwọn nǹkan wọ̀nyí sì ti ràn mí lọ́wọ́ dáadáa tó sì jẹ́ wípé ó fún mi ní ìbàlẹ̀ ọkàn wípé bí ó bá ti ẹ̀ tún padà bàjẹ́, mo mọ ọ̀nà láti ṣe àtúnṣe sí wọn dáadáa.

Èso tí mo fẹ́ràn jù láti máa jẹ ni èso ápù. Mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí pé ó jẹ́ èso tí mo yàn láàyò láti máa jẹ ní gbogbo ìgbà. Ó dùn lẹ́nu, ó rọrùn, ó sì jẹ́ ọ̀kan láàrin àwọn èso tí ó gbajúgbajà káàkiri àgbálá ayé. Ó máa ń ṣe ìrànlọ́wọ́ láti fọ ọkàn wa mọ́ dáadáa àti láti mú àwọn oríṣiríṣi ìdọ̀tí kúrò nínú àgọ́ ara wa. Mo tún fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀ nítorí pé ó jẹ́ èso tí mo nífẹ̀ẹ́ sí láti ìgbà èwe mi wá, tí mo sì máa ń jẹ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn ọsàn náà pẹ̀lú nítorí pé ó jẹ́ èso tí ó jẹ mọ́ fáítámì Sí, náà ni mo sì fẹ́ràn rẹ̀ dáadáa. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo bá mu ọsàn, ó máa ń sokùnfa ebí dáadáa. Nítorí pé bí mo bá mu ọsàn, mo gbudọ̀ tètè jẹun. Nítorí pé níṣe ni ó máa ń dàbí pé wọ́n kó gbogbo nǹkan tí ó wà ní inú mi kúrò nígbà tí mo bá ti mu ọsàn. Eléyìí sì sokùnfa bí mo ò tíì m ọ mu déédéé. Ṣùgbọ́n bí mo bá fẹ́ mu, mo máa ń mu púpọ̀ dáadáa. Àwọn èso tí mo fẹ́ràn pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n àwọn eléyìí tí mo yàn láàyò ni èso ápù àti ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn. Mo fẹ́ràn pineapple náà pẹ̀lú, ṣùgbọ́n kò kí ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ púpọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Ọjà tuntun yóò jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Wọ́n sì ti ṣe àwọn àlàkalẹ̀ ètò lọ́lọ́kan-ò-jọ̀-kan ní ìgbà tí àwọn ọjà yìí bá jáde. Mo ti sọ fún àwọn oníbàárà mi, mo sì ti jẹ́ kó di mímọ̀ fún wọn wípé ọjà tuntun yóò jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ nípa àwọn ìsọ̀rí oríṣiríṣi ọjà tí wọ́n fẹ́ láti rà àti eléyìí tí wọ́n fẹ́ láti bá àwọn oníbàárà wọn náà rà pẹ̀lú. Ọjà máa ń sábà jáde ní ọ̀sẹ̀ méjì méjì nítorí pé mo ní àwọn oníbàárà tó pọ̀ dáadáa tí wọ́n máa ń wá láti wá bá mi ra ọjà. Ọ̀pọ̀ nínú wọn ni ó tiẹ̀ tí máa ń fún mi ní àwọn àkọ́ọ́lẹ̀ oríṣiríṣi ọjà tí wọ́n fẹ́ kí ọjà tó dé pàápàá. Wọ́n sì ní ìgbàgbọ́ kíkún wípé bí àwọn bá ti fi àwọn àkọ́ọ́lẹ̀ àwọn nǹkan tí wọ́n nílò tí wọ́n bá ti fi ránṣẹ́ sí mi, mo máa rí wípé mo sa gbogbo ipá mi láti jẹ́ kí wọ́n rí ọjà náà kó kí ìjákulẹ̀ má bà á sí láti ọ̀dọ̀ wọn sí ọ̀dọ̀ àwọn oníbàárà wọn. Èmi náà sì máa ń gbìyànjú gbogbo ipá mi láti tẹ́ wọn lọ́rùn àti láti mú inú wọn dùn kí orí wọn lè wú dáadáa. Nípa ṣíṣe èyí, yóò ràn wọ́n lọ́wọ́ láti ní gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ní ìkáwọ́ àti láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n tún mú ìròyìn lọ fún àwọn ẹlòmíràn. Eléyìí sì sokùnfa bí àwọn oníbàárà mi ti ń pọ̀ sí dáadáa lójoojúmọ́ nítorí pé wọ́n ní ìgbàgbọ́ kíkún ní inú mi wípé gbogbo àwọn ọjà tí àwọn rà ní ọ̀dọ̀ mi, gbogbo àwọn ọjà náà ni ó ṣe ìtẹ́wọ́gbà. So ọjà tuntun yóò jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo fẹ́ràn ohun ọ̀gbìn dáadáa nítorí pé ohun ọ̀gbìn jẹ́ ǹkan tí mo gbọ́njú bá tí mo sì dàgbà sí inú rẹ̀. Nítorí pé bàbá tí ó bí mi jẹ́ àgbẹ̀ paraku tí a sì ní oríṣiríṣi àwọn ohun ọ̀gbìn ní oko wa. Nígbà tí mo sì dàgbà pẹ̀lú, tí mò ń dàgbé, mo ní ọgbà tí mo ṣe. Lòótọ́, mi ò lè máa lọ sí oko, nítorí náà ni mo sì ní ọgbà ní ẹ̀yìnkùnlé ilé tí mò ń gbé. Mo sì ní oríṣiríṣi àwọn ǹkan nínú ọgbà mi. Mo ní àwọn ewébẹ̀ lórísìírísìí, mo ní àwọn ẹ̀fọ́, mo ní àwọn tòmátò, mo sì gbin oríṣiríṣi àwọn ǹkan tí ẹnu ń jẹ. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń wò wí pé báwo ni ó ti ṣe rọrùn fún mi láti máa mójútó àwọn ọgbà yìí, ṣùgbọ́n mo máa ń sa gbogbo ipá láti mójútó wọn, láti ṣe àtúnṣe àti láti ṣe àbẹ̀wò sí àwọn ǹkan ọ̀gbìn tí mo gbìn sí inú ọgbà yìí. Lòótọ́, adójúkọ lè wà, ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tí ó jẹ́ wí pé yóò ti rẹ̀ mí láti bi iṣẹ́ wa, ṣùgbọ́n mo máa ń gbìyànjú gbogbo ipá mi láti rí i wí pé mo ṣe àbẹ̀wò sí wọn. Mo sì máa ń fòmi sí àwọn ilé tó bá yẹ kí n fòmi sí. Gbogbo àwọn koríko tó sì wà nídi àwọn ewébẹ̀ yìí ni mo máa ń gbìyànjú láti tú wọn kúrò láti lè fún àwọn ewébẹ̀ yìí ní àlàáfíà kí ara wọn lè jí pépé dáadáa si.

Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi. Mo máa ń gbìyànjú láti ra ọ̀pọ̀lọpọ̀ epo sínú ọkọ̀ mi, mo sì máa ń jẹ́ kí táǹkì mi kí ó kún dáadáa. Nítorí pé nípa ṣíṣe èyí, yóò fi mí lọ́kànbalẹ̀ wípé mi ò ní àdojúkọ fún epo. Bí ọkọ̀ bá ti lẹ̀ dẹnukọlẹ̀, mi ò kí ń ro ọkan lọ sí ibi epo nítorí pé mo mọ̀ pé epo tó tó wà nínú ọkọ̀ mi. Àti wípé ríra epo tí ó pò dáadáa sínú ọkọ̀ jẹ́ ọ̀nà tí ènìyàn le gbà láti dènà ọ̀wọ́n epo nígbà mìíràn. Lóòótọ́, ó lè má to fún ọ̀pọ̀ ìgbà tí ọ̀wọ́n epo fi wà, ṣùgbọ́n yóò ranni lọ́wọ́ síwájú fún bíi ọjọ́ mélòó kan kí ènìyàn tó dojúkọ ìṣòro ọ̀wọ́n epo. Ni ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo bá sì ra epo sínú ọkọ̀ mi, mo máa ń gbìyànjú wípé táǹkì náà fú dáadáa. Nítorí pé mi ò kí ń sahun sì epo rírà rárá, mo sì máa ń jẹ́ kí epo kí ó kúnú ọkọ̀ náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ó sì wà tó jẹ́ wípé bí mo bá lọ sí ibi iṣẹ́, bí mo bá rí mọ̀ wípé ọjọ́ méjì tí yóò tẹ́lẹ̀, mi ò ní gbé ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Mo máa ń gbìyànjú láti fílí epo náà padà kí ó lè wà ní kíkún dáadáa. Eléi sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀ ìgbà ní àkókò tí ọ̀wọ́n epo wáyé, nítorí pé epo tó wà nínú ọkọ̀ mi ni mò ń lò títí tí ọ̀wọ́n epo náà tí ó sì fi káṣẹ̀ ń lẹ.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi jẹ́ àwọn ohun èlò ayárabíàṣá. Nítorí pé ó jẹ́ irinṣẹ́ pàtàkì tí a kò lè ṣe aláìmálo ní ojoojúmọ́. Eléyìí ló sì sọkùnfà bí a ti ní àwọn amójú ẹ̀rọ tí ó dáńgájíá láti ṣe àtúnṣe sí wọn ní ìgbàkùgbà tí wọ́n bá dẹnukọlẹ̀. Lóòótọ́, mo máa ń gbìyànjú láti ṣe àbẹ̀wò sí àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí tí wọ́n bá dẹnukọlẹ̀ nítorí pé mi ò kí ń dédé fún àwọn ènìyàn ní ààyè láti wọ orí ẹ̀rọ ayárabíàṣá mi níwọ̀n ìgbà tó jẹ́ wípé mi ò tíì ṣe àtúntò àwọn fáìlì kookan. Ṣùgbọ́n bí mo bá ti wá rí wípé kò sí agbára fún mi láti tẹ̀síwájú nípa ṣíṣe àtúnṣe sí ẹ̀rọ ayárabíàṣá yìí, mo máa ń gbìyànjú láti ṣe àbẹ̀wò sí àwọn amójú ẹ̀rọ ayárabíàṣá yìí titunṣe tí wọ́n yóò sì wà láti tún wọn ṣe ní kíákíá tí iṣẹ́ yóò sì bẹ̀rẹ̀ padà. Eléyìí sì jẹ́ ọ̀kan tí ilé iṣẹ́ wa fi ń tẹ̀síwájú nítorí pé gbogbo ìgbà ni àwọn amójú ẹ̀rọ àti tún ẹ̀rọ ayárabíàṣá yìí ṣe wà láti tún wọn ṣe ní kíákíá. Nítorí náà ó jẹ́ ẹ̀rọ tí ó ṣe ó jẹ́ ohun èlò tí ó ṣe pàtàkì dáadáa nítorí pé ó jẹ́ irinṣẹ́ tí à ń lò ní gbogbo ìgbà láti ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Ọ̀pọ̀ ìgbà ni ó wà tó jẹ́ wípé mo lè má ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti lọ yọjú sí dókítà tàbí láti bẹ ilé ìwòsàn wò. Nípa mímu ẹ̀rọ ìlera yìí sì máa ń mú kí ara mi kí ó balẹ̀, kí ìlera mi kí ó sì padà lọ́gán tí mo bá ti mú wọn. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń ṣe àwọn eléyìí nípa ríran ara mi lọ́wọ́ láti lè jẹ́ kí ara mi kí ó lè sì di ọjọ́ kejì tí màá tún fi lọ sí ibìṣẹ́. Lóòótọ́, mímu ẹ̀rọ ìlera yìí lè ní àwọn kùdìẹ̀ kùdìẹ̀ kọ̀ọ̀kan nínú. Ṣùgbọ́n ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún àgọ́ ara mi, ó sì máa ń ràn mí lọ́wọ́ sí àti jí sí ọjọ́ kejì nípa lé ní ìlera pípé àti nípa níní okun láti tẹ̀síwájú fún ìṣe ọjọ́ kejì. Ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn náà ni mo sì máa ń wò wípé ó yẹ kí n kan sí dókítà mi tàbí sí ilé ìwòsàn. Nígbà tí mo bá ti ríi wípé mo mu àwọn ẹ̀rọ ìlera yìí tí ó ti pọ̀ léra léra wọn, mo máa ń gbìyànjú láti yọjú sí dókítà láti se àbẹ̀wò nípa àwọn aìlera àti àwọn àgọ́ ara mi láti ríi wípé gbogbo àwọn nǹkan tí mo ti mu yìí kò dúró sí inú àgọ́ ara láti lè se ìjàǹbá fún àgọ́ ara mi.

Mo máa ń fọ ọkọ̀ mi ní àwọn ọjọ́ ìsinmi iṣẹ́. Ọjọ̀jọ ìsinmi iṣẹ́ ni mo máa ń fọ nítorí pé kò kí ń fún mi láyè láti fọ̀ ní àwọn àárín ọ̀sẹ̀ nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Lóòótọ́, mo lè jẹ́ ẹni tí iṣẹ́ máa ń pọ̀ ní ọwọ́ rẹ̀ ní àwọn oríṣìíríṣìí àkókò ní ibi iṣẹ́ ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kí eléyìí dí mi lọ́wọ́ rárá. Mo gbà láti gbé ọkọ̀ mi lọ bẹ̀ lọ sí ilé ju wípé kí ń lọ sí ilé ìfọ ọkọ̀. Mo máa ń fọ ọkọ̀ mi ní ilé fún ara mi, mi ò kí ń gbé lọ sí ilé ìfọ ọkọ̀. Mo sì máa ń gbé ọkọ̀ lọ sí ibi iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan nítorí pé mo máa ń lọ wọkọ̀ ní ibùdókọ̀ lọ sí ibi iṣẹ́ mi nítorí ojú ọ̀nà tí ó wà ní ọ̀nà ilé iṣẹ́ mi tí kò dára tó rárá. Eléyìí ló sì ṣokùnfà bí ọkọ̀ mi kò kín ṣe é dọ̀tí ní gbogbo ìgbà tó fi jẹ́ wípé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ọjọ́ ìsinmi iṣẹ́ ni mo máa ń fọ, tó sì jẹ́ wípé èmi ni mo máa ń fọ pẹ̀lú láì gbe lọ sí ilé ibi tí wọ́n ti ń fọ ọkọ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí pé ọ̀pọ̀ ìgbà ni a máa ń ṣiṣẹ́ tayọ àkókò tí ó yẹ ká fi ṣiṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń gbìyànjú láti fún wọn ní owó àfikún ní àwọn ọ̀pọ̀ ìgbà tí a bá ti ṣiṣẹ́ tayọ wákàtí tí ó yẹ kí a fi ṣiṣẹ́. Nítorí ó ṣe pàtàkì láti máa ṣe ìwúrí fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣiṣẹ́ tayọ àkókò. Nítorí pé àkọ́ọ̀lẹ̀ wà fún àkókò iye wákàtí tí a lè fi ṣiṣẹ́ lójúmọ́. Eléyìí sì sokùnfa ọ̀nà tí mo fi máa ń ṣe ìwúrí fún wọn nípa fífi kún owó wọn tí a bá ti ṣiṣẹ́ tayọ àkókò. Gbogbo àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n sì máa ń dúpẹ́, ti inú wọn sì máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àfikún owó yìí bá wà fún wọn nígbà tí a bá ṣiṣẹ́ tayọ àkókò. Nítorí pé ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ wọn ní àwọn ilé iṣẹ́ mìíràn ni wọ́n kò ní oore ọ̀fẹ́ àti àǹfààní sí àfikún owó yìí, bí wọ́n tiẹ ṣiṣẹ́ tayọ àkókò tí ó yẹ kí wọ́n fi ṣiṣẹ́. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tí ó ní ìpámọ́ra, mo sì jẹ́ ẹni tí ó kó àwọn ènìyàn mọ́ra nípa mímú inú wọn dùn àti nípa ṣíṣe koríya fún wọn. Nítorí náà ni mo ṣe máa ń fún wọn ní àfikún owó tí a bá ti ṣiṣẹ́ tayọ àkókò tí ó yẹ láti ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà naa wà tí ojú ọjọ́ lè ṣe kudiẹ̀kudiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì ń yára dáadáa. Nítorí pé mo ra WiFi eleyi tí ó lè ṣiṣẹ́, tí ń mú òun ṣe dáadáa, tí ó jẹ́ eleyi tí ó yára tí ó sì lè ṣiṣẹ́ tí mo fẹ́ láti ṣẹ. Lóòótọ́ àwọn oríṣìíríṣìí ẹ̀rọ WiFi yìí ni ó wà. Àwọn kan wà tí wọ́n jẹ́ olówó pọ́kú tó jẹ́ wípé ìṣe wọn kò yára tó dáadáa. Ṣùgbọ́n mo gbìyànjú láti ṣe ìwádìí àti láti ṣe àfiwé sí àwọn WiFi tókù. Nítorínà ni mo ṣe yan WiFi eleyi tí ó yára dáadáa tí mo sì rí ìdí òkodoro àwọn WiFi eleyi ti ó yára dáadáa. Lóòótọ́ owó rẹ̀ lè wọ́n ṣùgbọ́n ó ń fún mi ní ìdùnnú ọkàn ó sì ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe iṣẹ́ mi ní àkókò tí ó bá wù mí tí mo sì mọ̀ wípé WiFi mi kò ní jámi kulẹ̀ rárá. Yàtọ̀ sí wípé ojú ọjọ́ rí kudiẹ̀kudiẹ̀ tí èmi náà tí mo sì mọ̀ wípé ojú ọjọ́ lè ṣe okùnfà kí ó má yara rárá. Gbogbo ìgbà ni mo máa ń gbádùn WiFi yìí nítorí pé òun ń ṣiṣẹ́ tí mo fẹ́, ó sì ń mú orí mi wù, ó sì ń mú inú mi dùn. Mò ń ṣe iṣẹ́ mi tí mi ò sì ní ìmọ̀lára ìdíwọ̀ kankan tàbí dídúró sí ojú kan WiFi. Ó sì máa ń yára dáadáa ó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀, ó sì ń mú orí mi wù láti máa ṣe iṣẹ́ mi ní àkókò kakókò tí mo bá fẹ́.

Bí mo ti máa ń rí lílò ní àwọn àkókò tí mo bá wà nínú ìlà ni wípé mo máa ń gbìyànjú láti tẹrí ọkàn mi bá, mo sì máa ń gbìyànjú láti bá ara mi sọ̀rọ̀, láti dá ara mi lóye. Nítorí pé kò sí bí a ti ṣe lè ṣe kí a má ní àwọn ìlà kọjá. Lóòótọ́ gbogbo ìgbà kò sì lè máa dùn lọ bákan náà. Bí a bá ti lè wo ojú ọ̀run, bí ojú ọ̀run ti funfun tán, àwọn àwọ̀ dúdú wà ní ojú ọ̀run. Àwọn eléyìí ni mo sì máa ń rò nígbà tí mo máa, nígbà tí mo bá ń la ìlà kọjá, tí yóò sì máa ń mú ọkàn mi balẹ̀. Tí mo sì máa ń ní ìrètí àti ìtùnú wípé bí mo ti lè ń wà nínú àwọn ìlà kọjá ní àkókò yìí, àkókò ń bọ̀ tí gbogbo ìlà kọjá yìí tí yóò kọjá lọ, tí màá sì ní ìmúlọ́kànlé dáadáa, tí màá sì tún lè tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ mi àti nípa gbogbo ìdáwólé mi gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àkókò ìlà kọjá yìí sì ni ó ti kọ́ mi ní ẹ̀kọ́. Mo ti rí àwọn oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ nípa bí ènìyàn ti ṣe lè gbé ilẹ̀ ayé láì ní ìfọ̀, ìfẹsẹ̀ kankan rárá tàbí láì ní ohun ìkọ́kọ̀ kan tí ó lè mú kí ìbànújẹ́ kí ó wà ní ọjọ́ iwájú. Mo máa ń tẹrí ọkàn mi bá, mo sì máa ń fún ara mi ní ìdálọ́kànlé wípé bí àkókò bá ti ẹ̀ rí bí eléyìí tí kùdìẹ́kùdìẹ́ bá wà, ọ̀pọ̀ ọjọ́ ń bọ̀ tí ọkàn yóò balẹ̀, tí inú yóò sì dùn, tí ìlà kọjá yóò sì kọjá lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi tùràrí yìí sínú ilé nígbà tí mo bá kẹ́ fi àwọn ohun tí kò tọ́ tàbí àwọn ohun kan tí mo rí gẹ́gẹ́ bí pé kò bójú mu. Eléyí máa mú mi kí n fi tùràrí sí àwọn àyíká ilé pẹ̀lú mo sì máa ń fi sínú àwọn ìyàrá mi náà pẹ̀lú, pẹ̀lú ìyàrá ìgbàlejò. Nítorí pé àwọn oríṣiríṣi àwọn ẹ̀mí àìrí mìíràn ni ó wà tó sì jẹ́ wípé mo máa ní ìmọ̀lára tí mo bá rí àrídájú wípé àwọn ẹ̀mí àìrí kan wà ní àyíká àti agbègbè. Ó sì máa ń jẹ́ kí n fi tùràrí yìí dáadáa. Mo tún máa ń lo tùràrí yìí fún àwọn nǹkan mìíràn. Yálà, bóyá mo ń gbọ́ àwọn ohùn kan tí kò bá ìmu jọ, eléyìí máa ń jẹ́ kí n tún lo tùràrí láti pa àwọn ohùn wọ̀nyí rẹ́ kúrò ní agbègbè. Mo máa tún lo tùràrí yìí fún oríṣiríṣi àwọn kòkòrò bí ẹ̀fọn, bí àyàn. Eléyìí yóò lé wọn kúrò ní àyíká, yóò sì lé wọn jìnnà rere dáadáa. Mo máa ń lo tùràrí, mo sì máa ń lo oríṣiríṣi àwọn ohun kan mìíràn náà tí kò kí ń ṣe tùràrí láti jẹ́ kí ohun kì ó dínkù tí ó sì ń fún mi ní ìtura ọkàn àti ìbàlé ọkàn pàápàá.

Ọ̀nà tí mo máa ń gbà pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wípé mo máa ń jẹ́ kó di mímọ̀ fún ara mi wípé iṣẹ́ ni òògùn iṣẹ́. Bí a kò bá rí ẹni fẹ̀yìntì bí ọ̀lẹ ni à ń rí, iṣẹ́ ni a sì ń ṣe láti di ẹni gíga. Eléyìí máa ń jẹ́ kí n ní ìpàrọ̀ ọkàn nítorí pé mo mọ̀ pé láìsí iṣẹ́ a kò le jẹ ohunkóhun tí ó wù wá. Eléyìí sì máa ń fún mi ní ìwúrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti tẹ̀síwájú nípa iṣẹ́ mi. Bí iṣẹ́ bá ti ẹ pọ̀ lápọ̀ju, ṣùgbọ́n níwòn ìgbà tí mo bá ti ní àwọn èrò yìí tí àwọn èrò yìí sì wà nínú ọkàn mi, mo mọ̀ wípé ó máa ń fún mi ní okun àti agbára láti tẹ̀síwájú sí iṣẹ́ yìí tí mo sì mọ̀ wípé kò ti, kò ní rẹ̀ mi rárá tí ọkàn mi yóò sì le dáadáa láti ṣe iṣẹ́ mi síwájú sí i. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń ro lọ́kàn wípé bí mo bá ti ṣe iṣẹ́ yìí tán, ọ̀pọ̀lọpọ̀ owó ni yóò jáde láti ibi iṣẹ́ yìí nítorí wípé mo mọ̀ pé iṣẹ́ náà pọ̀ mo sì máa ṣe iṣẹ́ náà tayọ àkókò iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣì ṣi iṣẹ́ tayọ àkókò iṣẹ́ ni wón máa ń fún mi ní owó rẹ̀. Nítorí náà eléyìí tun máa ń dá mi ní ọkàn lé nígbà tí mo bá ronú sí wípé mo máa gba owó tí ó pọ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe. Àwọn ọ̀nà tí mo máa ń gbà mú ọkàn mi le léleyìí tí mo sì máa ní ìpàrọ̀ ọkàn tí ó fún mi ní ìtẹ̀síwájú sí iṣẹ́ tí mò ń ṣe láti tẹ̀síwájú láti máa ṣe wọ́n.

Bẹ́ẹ̀ni mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Ó ṣẹlẹ̀ pé bí ọdún bí márùn sẹ́yìn nígbà tí ìyàwó mi wà ní ipò ìbímọ, mó nílò ẹ̀jẹ̀ ní kíákíá. Nígbà tí a si wo gbogbo ilé ìwòsàn pátápátá tí adé ilé ibi tí wọ́n ti ń fúnni ní ẹ̀jẹ̀ kò sí ẹ̀jẹ̀ nílẹ̀ rárá. Ìdí nìyí tí àwọn dókítà fi gba mi níyànjú láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi. Bóyá o bá ti ìyàwó mi mu, eléyìí si mu kì n ṣe kankan láti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Nígbà tí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ náà si jáde, a sì rí i wí pé n mo kajù e láti fúnni ní ẹ̀jẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ wà bára mu. Ọjọ́ náà tún kọ́ mi ní àwọn oríṣìíríṣìí ẹ̀kọ́. Nítorí pé a tún ṣe alábapadé àwọn oríṣìíríṣìí àwọn ènìyàn tí wọ́n wá láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ tí wọ́n sì ń san owó fún wọn. Àwọn dókítà ti ètún sọ wí pé ó ṣe pàtàkì láti máa fúnni ní ẹ̀jẹ̀ kí o lè fúnni ní okun àti agbára dáadáa. Lóòótọ́ wọ́n fi àlàyé kún wí pé kì í ṣe gbogbo ènìyàn ni o lè fúnni ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n àwọn tí ara wọn bá dá pé dáadáa tí wọn kò ní àrùn kan tàbí èkejì ni wọ́n lè fúnni ní ẹ̀jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa nítorí mo jẹ́ ẹlẹ́sìn onígbàgbọ́. Ìdí sí níyìí tí mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn ni gbogbo ọjọ́ ìsinmi. Lóòótọ́, ọ̀pọ̀ àwọn ètò mìíràn wà ní ọlọ́kun òjọ́ kan ní àwọn ètò ilé ìjọsìn tó jẹ́ ti àárín ọ̀sẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ìṣẹ́ kò fún mi ní ààyè láti máa lọ sí àwọn ọ̀kún òjọ́ kan àwọn ètò ayẹyẹ tí wọ́n ṣe ní ilé ìjọsìn ní àwọn ọjọ́ tí ó jẹ́ àárín ọ̀sẹ̀. Ṣùgbọ́n ní ti ọjọ́ ìsinmi, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa tí mo sì jẹ́ olùfọkànsìn tóótọ́. Mo sì ní ẹ̀bùn àti máa kọ orin pàápàá pẹ̀lú nítorí pé mo fẹ́ràn láti máa yin Ọlọ́run, mo sì fẹ́ràn láti máa kọ orin ìyìn sí.

Ọjọ́ ti pẹ́, ọ̀nà sì ti jìn, tí mo ti sunkún kẹ́yìn. Eléyìí ṣẹlẹ̀ ní ọdún 2016, ní inú oṣù kẹsàn-án ọdún náà lọ́hùn-ún. Ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo lọ sí Embassy àwọn Amẹ́ríkà láti lọ fún visa mi. Ọjọ́ yìí sì jẹ́ ọjọ́ tí ó jẹ́ ọjọ́ tí ó bà mí nínú jẹ́ gidigidi tí mo sì sunkún, nítorí wípé wọ́n deny visa mi. Eléyìí tí ó mú kí ó dùn mí ni wípé gbogbo àwọn akẹgbẹ́ mi tí a jìjọ lọ ni wọ́n fún gbogbo wọn pátápátá ní visa. Ṣùgbọ́n èmi, wọ́n ò fún mi. Eléyìí sì domi tútù sí mi lọ́kàn, tó sì mú mi ronú lọ́pọ̀lọpọ̀ l'oríṣìíríṣìí àwọn wàhálà tí mo ti dojú kọ nípa visa yìí. Eléyìí bà mí nínú jẹ́ nítorí wípé ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ mi tí a ti jọ pínlẹ̀, tí a sì ti jọ ronú wípé bí a ó ti ṣe wà ní ìlú òyìnbó tí a ó sì máa jọ ṣe àjọyọ̀ wípé àwa náà ti ẹ̀ lọ sí ìrìnàjò ìlú òkèèrè. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ kí ènìyàn kí ó dúpẹ́ nítorí pé bí ẹ̀mi bá ṣì wà, ènìyàn ṣì ní ìrètí.

Nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé bí mo bá rí bí àwọn ènìyàn tí ń ṣiṣẹ́ ní ọ̀nà tí kò tọ́ àti wípé ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo tó máa ń tara tí mo bá rí wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wón ò ṣe àmúlò àkókò iṣẹ́ wọn dáradára. Nítorí mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa ṣiṣẹ́ dójú àmi tí mo sì ní ìgbàgbọ́ kínkún wípé tí mo bá ṣe e iṣẹ́ tí ó yẹ kí n ṣe dójú àmi eléyìí yóò fún mi ní ìwúrí. Ọ̀pọ̀ ìgbà ni ó sì jẹ́ wípé eléyìí máa ń mú kí ìgbéga wá ní kíákíá. Sùgbọ́n tí mo bá wá rí àwọn akẹgbẹ́ mi tí wón ò ṣiṣẹ́ wọn dójú àmì tí wón ń ṣe ìmẹ́lẹ́ tàbí tí wón ò ṣe àmúlò àkókò iṣẹ́ wọn bí ó ti tọ́, eléyìí máa mú kí n tara. Nítorí ó ṣe pàtàkì láti lo àkókò iṣẹ́ wa dáadáa kí a bá lè rí àṣeyọrí àwọn nǹkan tí a ṣe ní ọjọ́ náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló sì jẹ́ wípé a máa ń ní àwọn iṣẹ́ tí ó pò tí a gbọdọ̀ parí ní ọjọ́, ní ọjọ́ kan tó sì jẹ́ wípé bí a kò bá parí àwọn iṣẹ́ náà eléyìí lè mú kí kùdìẹ̀kùdìẹ wá ó sì lè fa kí ọ̀gá àgbà ilé iṣẹ́ kí ó bínú. Nítorí náà ní àwọn àkókò yìí bí mo bá wá rí ẹnikẹ́ni tí kò ṣe iṣẹ́ rẹ̀ dáadáa eléyìí máa mú mi kí n tara.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ìwé jẹ́ ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò. Mo fẹ́ràn ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò dáadáa nítorí pé ó jẹ́ ẹ̀kọ́ tí ó rọrùn láti kọ́, láti tètè mọ̀. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ mi ni ó jẹ́ wípé ẹ̀kọ́ yìí nira fún, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ ǹnkan tí ó ní àlùmọ́koroyi nínú. Kò sì rí bẹ́ẹ̀ rárá. Ó kàn jẹ́ wípé ènìyàn gbọdọ̀ farabalẹ̀ dáadáa láti mọ̀. Ó sì jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ wípé ẹni tí ó bá fẹ́ mọ̀ dáadáa ní láti ní sùúrù. Ó sì ní láti jẹ́ ẹni tó ní òye dáadáa àti ẹni tó ń ro àròjinlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ní àkókò ìdánwò ni àwọn ènìyàn tí máa ń fail i ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò yìí dáadáa. Tó sì jẹ́ pé nǹkan tí ó máa ń jọ mí lójú ntorí pé mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ tí ó rọrùn tí ènìyàn sì lè, tí ènìyàn sì lè ṣe ní ìgbà kúgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé mo máa ń lọ se ìpolówó ọjà mi lórí ẹ̀rọ ayélukára. Ọ̀pọ̀ ìgbà míràn tún wà pẹ̀lú tí mo máa ń ṣe ìpolówó ọjà mi lórí ẹ̀rọ rédíò tí a mọ̀ sí Asọ̀rọ̀mágbèsì. Nítorí pé, pípé àwọn oníbàárà tuntun jẹ́ ọ̀nà láti lè jẹ́ kí okoòwò mi kí ó gbilẹ̀ sí dáadáa. Kí àwọn ènìyàn ní ọ̀nà jíjìn tàbí àwọn tí wọ́n wà ní àyíká sì lè mọ̀ nípa okoòwò náà dáadáa. Ọ̀nà tí ó sì rọrùn láti fi pe àwọn oníbàárà tuntun náà ni wípé kí ènìyàn polówó àwọn ọjà tó ń tà lórí ẹ̀rọ ayélukára, lórí Asọ̀rọ̀mágbèsì àti lórísirisi àwọn ojú òpó tó wà káàkiri káàkiri bí i Facebook, WhatsApp àti Instagram. Èyí sì máa ń jẹ́ kí àwọn ènìyàn wá láti wá ra ọjà.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé mo máa ń ra oríṣiríṣi àwọn késẹ́ẹ̀tì orin tó pọ̀ dáadáa sínú ọkọ̀ mi. Mo sì máa ń fẹ́ láti máa gbọ́ wọn bí mo bá ti ń wa ọkọ̀. Yálà bóyá mò ń lọ sí ọ̀nà jinjin tàbí mò ń lọ sí ibi tí ó súmọ́ etí le. Orin tí mo sì fẹ́ràn láti máa gbọ́ nínú ọkọ̀ mi náà jẹ́ orin ìyìn sí Ọlọ́run. Nítorí pé mo fẹ́ràn láti máa yin Ọlọ́run. Èyí máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn dáadáa tí ó sì máa ń mú kí orí mi yá nígbà tí mo bá ń kọrin ìyìn sí Ọlọ́run. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn lè wà tó jẹ́ wípé àwọn orin tàkasúfèé ni mo máa ń gbọ́. Ṣùgbọ́n gbígbọ́ àwọn orin tàkasúfèé yìí máa ń mú mi lọ ní ìrìnàjò láì má fi ọkàn, láì má fi ọkàn sí nǹkan tí mo bá ń ṣe nípa bí mo ṣe ń wa ọkọ̀ lọ. Mo sì rí dájú wípé eléyìí lè fa ìjàmbá ojú pópó nígbà tí mi ò bá fi ọkàn sí nǹkan tí mò ń ṣe. Ṣùgbọ́n bí mo bá ti ń kọrin ìyìn sí Ọlọ́run, ó máa ń jẹ́ kí n wà ní ìfọ̀kànbalẹ̀ aya, ó sì máa ń mú kí inú mi dùn. Èyí sì máa ń tu ọkọ̀ mi lára dáadáa pẹ̀lú. Ìdí nìyí tí mo fi yan àti máa gbọ́ orin ìyìn sí Ọlọ́run nígbà tí mo bá wà nínú ọkọ̀, tí mo bá ń lọ sí ìrìnàjò tàbí bóyá mò ń lọ sí ibi iṣẹ́. Ó tilẹ̀ jẹ́ wípé ọjà ni mò ń lọ. Bí mo sá tà tí wà nínú ọkọ̀ mi, mo fẹ́ràn láti máa gbọ́ orin dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa. Oríṣiríṣi ọ̀pọ̀ àwọn ètò ni mo sì máa ń wò lórí tẹlifísàn. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Nítorí pé mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidigidi. Eléyìí sì jẹ́ ohun kan tí mo máa ń wò ní ọ̀pọ̀ àwọn ìgbà. Lóòótọ́, mo lè máa wo àwọn ètò podcast. Ṣùgbọ́n nígbàkúgbà tí eré ìdárayá bá ti wà, ìyẹn eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo máa ń fẹ́ràn láti wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju podcast lọ. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí o bá ti sí bọ́ọ̀lù, eré ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo fẹ́ràn láti máa wo podcast. Nítorí pé mo máa ń kọ́ oríṣiríṣi àwọn ẹ̀kọ́ nípa wíwo podcast yìí. Àwọn àlejò tí wọ́n sì máa ń gbé wá sí orí ètò podcast yìí jẹ́ àwọn àlejò tí ó jẹ́ òjìmi onímọ̀ òye ní oríṣiríṣi ìsòrí ìpín tí oníkálukú wọn ti wá. Ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n sì máa ń dánilẹ́kọ̀ọ́ lórí ohun gbogbo tí ènìyàn ń là kọjá. Bóyá nínú ìgbéyàwó tàbí níbi iṣẹ́ tàbí láàárín àwọn akẹgbẹ́ ènìyàn. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ni mo ti rí kọ́ nípa podcast dáadáa. Àwọn ètò mìíràn tí mo tún fẹ́ràn láti máa wò ni wípé bí gbogbo àwọn nǹkan ṣe ń lọ ní àgbáyé bí ìyípadà ojú ọjọ́. Nítorí pé nípa wíwo ìyípadà ojú ọ-- nípa wíwo ètò ìyípadà ojú ọjọ́ máa ń fún mi ní ìmọ̀ kíkún nípa bí àwọn ojú ọjọ́ ti ṣe rí ní àwọn agbègbè kan ní àwọn orílẹ̀-èdè káàkiri káàkiri àgbáláyé.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ́ mi dáadáa. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń lo ìgbà pípẹ́ nípa jíjòkòó ní ibi iṣẹ́ tí mo sì máa ń wo ojù ẹrọ kọ̀ǹpútà mi láti ṣiṣẹ́. Nítorí náà, jíjòkòó pẹ́ yìí tí ó ti di lẹ́mọ́ lẹ́mọ́ tó sì jẹ́ wípé iṣẹ́ ojoojúmọ́ ni iṣẹ́ ìjòkòó yìí jẹ́. Eleyìí sì ti sokùnfà kí ẹ̀yìn máa rò mí ní gbogbo ìgbà. Mo siì ti lọ sí ilé ìwòsàn láti lọ ṣàlàyé fún dókítà mi nípa bí ẹ̀yìn ti máa ń fọ́ mi. Ṣùgbọ́n àwọn dókítà jẹ́ kó yé mi wípé eleyìí kìí ṣe ààrùn rárá, kìí sìi ṣe wàhálà rárá. Ṣùgbọ́n ó kàn jẹ́ wípé nípa bí mo ti ń jókòó fún àwọn wákàtí pípẹ́ ló ń sokùnfà bí ẹ̀yìn ti ṣe ń fọ́ mi. Mo sì tọ̀rọ̀ fún ìmọ̀ràn wọn lórí ọ̀nà tí ènìyàn le gbà láti dẹ́kun àti má jẹ́ kí ẹ̀yìn máa fọ́ mi. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi wípé bí mo bá fẹ́ dẹ́kun láti má jẹ́ kí ẹ̀yìn máa fọ́ mi, mo gbudọ̀ máa dìde fún ìṣẹ́juu ọgbọ̀n láàrin wákàtí méjì láti máa dìde. Nítorí náà eleyìí yóò le ràn mí lọ́wọ́ láti má jẹ́ kí ẹ̀yìn máa fọ́ mi. Nítorí pé bí mo bá ti jókòó pẹ́ tí mi ò dìde láti na ẹ̀yìn mi, eleyìí le fà á kí ó jẹ́ wípé ẹ̀yìn fífọ́ yìí kò ní lọ rárá tí ó sì lè jẹ́ wípé ǹkan tí yóò máa ṣẹlẹ̀ títí tí Olúwa e yóò fi di arúgbó nìyẹn.

Ètò ìdárayá mi jẹ́ ètò tí mo máa ń ṣe ní ojoojúmọ́. Lóòótọ́, ó ní àwọn iye àkókò tí mo máa ń fi ṣeré ìdárayá ojúmọ́. Nítorí pé bí mo bá ti jí, mo fẹ́ràn láti máa fò sókè. Mo sì fẹ́ràn kí n, kí n jẹ́ kí àgùn kí ó jáde ní ara mi. Ṣùgbọ́n tí ó bá sí ti ọjọ́ ìsinmi sẹ́, mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá dáadáa. Mo fẹ́ràn láti máa sáré oníbùsọ̀ kìlómítà méjì sí mẹ́ta ní àwọn ọjọ́ ìsinmi sẹ́. Mo sì fẹ́ràn láti máa ṣe oríṣiríṣi tí ó lè jọmọ́ eré ìdárayá. Nítorí pé ní agbègbè ibi tí mò ń gbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ìṣeré ìdárayá ni ó wà. Bí ibi tí wọ́n ti ń gbé wétì, bí ibi tí wọ́n ti ń sá eré àti ibi tí wọ́n ti ń jù bọ́ọ̀lù ẹ̀yìn nú apẹ̀rẹ̀. Oríṣiríṣi àwọn eré ìdárayá yìí ni mo sì máa ń gbìyànjú láti máa ṣe ní ọ̀pọ̀ ìgbà. Nítorí náà eré ìdárayá mi mò ń ṣe dáadáa nínà rẹ̀. Mo sì mú eré ìdárayá ní ọ̀kúkúndùn láti máa ṣe. Nítorí pé ó máa ń jẹ́ kí n ní ìbàlẹ̀ ọkàn. Ó sì máa ń fún mi ní okun àti agbára dáadáa.

Rárá, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi. Ohun tí ó lè mú kí ń jẹun nínú ọkọ̀ mi ni wípé bóyá mo ń fẹ́ láti ṣe àwọn nǹkan kan nínú ọkọ̀ mi, eléyìí lè ṣe okùnfà kí ń gbé oúnjẹ mi lọ sí inú ọkọ̀. Bí mo bá sì ti ń ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, eléyìí lè máa mú mi jẹun lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú ọkọ̀ mi láti lè máa ṣe àwọn nǹkan tí mò ń ṣe lọ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń lọ síbi iṣẹ́, mi ò fẹ́ràn kí ń máa jẹun nínú ọkọ̀ rárá nítorí pé mo mọ wípé nípa jí jẹun nínú ọkọ̀ eléyìí lè fa ìjàmbá ojú pópó. Eléyìí sì lè fa oríṣiríṣi àwọn wàhálà nítorí pé kò bójú mu tó láti máa jẹ oúnjẹ nínú ọkọ̀. Jí jẹun nínú ọkọ̀ tún máa ń mú kí inú ọkọ̀ dọ̀tí nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà oúnjẹ lè dànù sínú ọkọ̀ tí èyí sì lè fa kí inú ọkọ̀ kí ó dọ̀tí tí mi ò sì tíì ṣetán láti lọ sí ibi tí wọ́n ti ń fọ ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Nítorí pé mo fẹ́, mo fẹ́ràn oúnjẹ dáadáa tí mo sì nífẹ̀ẹ́ sí kí a máa se oúnjẹ ní ilé. Eléyìí ṣì sọkúnfà bí mo ti mọ oúnjẹ se dáadáa. Lóòótọ́, oúnjẹ sísè ní ìgbà mìíràn lè jẹ́ ìpèníjà. Ṣùgbọ́n bí ènìyàn bá ti ń ṣe oúnjẹ lójoojúmọ́, yóò lè jẹ́ kí ènìyàn máa kọ́ àwọn àṣìṣe tí ènìyàn ti ṣe sẹ́yìn, yóò lè máa kọ ènìyàn síwájú sí dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo fẹ́ràn láti jí ní dá jí ní kùtùkùtù òwúrọ̀ tí mo sì máa se oúnjẹ tí mo máa jẹ lọ sí ibi isẹ́. Lóòótọ́, mo lè se oúnjẹ yìí tán kí n gbé lọ sí ibi isẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa se wọ́n ní inú ilé. Mo sì fẹ́ràn kí n máa ṣe oríṣiríṣi àwọn oúnjẹ yìí. Lóòótọ́, mo lè sè é ní ọjọ́ àkọ́kọ́ kí oúnjẹ náà máa dùn rara. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti ń gbìyànjú a àwọn oúnjẹ yìí síwájú sí i, eléyìí yóò lè jẹ́ kí n máa rí àwọn àsìse tí mo ti se nípa ti oúnjẹ ìsájú tí mo ti kọ́kọ́ se. Nítorí náà, mo fẹ́ràn oúnjẹ sísè mo sì máa ń se oúnjẹ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun, nítorí pé mo jẹ́ ọmọ tí ó gbé ní àárín àwọn àgbàlagbà tí mo fi dàgbà. Eléyìí sì jẹ́ ẹ̀kọ́ ńlá fún mi dáadáa láti kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń jẹun. Mo sì ní ẹ̀kọ́ tí ó dára, pàápàá nípasẹ̀ wípé ìyá mi kò gba ìwà tí kò dára rárá nígbà tí a bá ń jẹun, kò gba irú àwọn ìwà tí kò dára yẹn, kò gba wọn mọ́ra. Eléyìí ni ó sì kọ́ mi lẹ́kọ̀ọ́ dáadáa nípa níní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Ó sì ṣe pàtàkì pẹ̀lú láti ní ìwà tí ó dára nígbà tí a bá ń jẹun, nítorí pé oúnjẹ jẹ́ ohun tí a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́ kú tu jẹ, tí a sì gbudọ̀ jẹ pẹ̀lú pẹ̀lẹ́, nítorí ó ní ata nínú. Eléyìí lè sokùnfa kí ata pani lórí nígbà tí a kò bá ní ìwà tó dára níbi oúnjẹ jíjẹ. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló tún wà tó jẹ́ wípé bí ènìyàn bá ti ẹ̀ n mu omi lọ́wọ́ gan, ó lè pani lórí, á bélé ń taase nígbà tí a bá ń jẹ oúnjẹ tó ní ata. Eléyìí sì sokùnfa bí mo ti kọ́ ẹ̀kọ́ tí mo sì fara balẹ̀ dáadáa láti ní ẹ̀kọ́ tí ó dáa nígbà tí mo bá ń jẹun. Mo sì tún máa ń dá àwọn ọmọ mi lẹ́kọ̀ọ́ pẹ̀lú nípa bí àwọn náà ti ṣẹ ní, bí wọ́n ti ṣẹ lẹ̀ ní ìwà tó dára nígbà tí wọ́n bá ń jẹun. Eléyìí yóò sì buyì kún wọn, yóò sì fún wọn ní ìwúrí làárín àwọn akẹgbẹ́ wọn. Àwọn náà yóò sì tún lè kọ́ àwọn ẹlòmíràn nípa bí a ti ń ní ìwà tó dára nígbà tí a bá ń jẹun.

Ọ̀nà tí mo máa ń gbà dáàbò bo ààyè ikọ̀ọ̀kan mi lórí íńtánẹ́ẹ̀tì ni wípé, mo máa ń rí wípé gbogbo àwọn nǹkan tí mi ò bá ti nílò mọ́, mo máa ń dílítì wọ́n kúrò lórí fáìlì tí wọ́n bá wà. Nítorí pé ó ṣe pàtàkì láti ní ààyè tó dára lórí íńtánẹ́ẹ̀tì. Ilé yìí le fúnni ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe oríṣìíríṣìí àwọn nǹkan ọlọ́kanòjokan. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló sì wà tí mo máa ń wo àwọn fáìlì tí mo ní lórí, lórí ẹ̀rọ ayélujára mi, lórí kọ̀ǹpútà ayárábiàsá mi nípa ríi rí wípé gbogbo àwọn fáìlì yìí ni wọ́n jẹ́ eléyìí tí ó wúlò tí mo sì máa ń gbìyànjú láti to wọ́n sínú fóldà wọn kí oníkálukú wọn lè wà ní ìbámu àti ní ọ̀nà tó rọrùn láti lè rí wọn nígbàkúgbà tí ìṣẹ́ bá kàn wọ́n.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíyà àwòrán dáadáa, nítorí pé àwòrán yíyà jẹ́ àwọn nǹkan tí mo ní ìfẹ́ sí láti máa ṣe. Ni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi, mo máa ń ya oríṣiríṣi àwòrán dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí a tilẹ̀ máa ń ya ara wa ní àwá tí àjọ jẹ́ akẹgbẹ́. A fẹ́ràn láti máa ya àwòrán ara wa tí a sì máa ń kọ́ ẹ̀kọ́ dáadáa. Nítorí pé bí a bá ya àwòrán ara wa lónìí, bí àwòrán náà kò bá dúró dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ààyè ló sì máa ń fún wa láti tún lè mú àwòrán yíyà ní ọjọ́ kejì kí a tún bẹ̀rẹ̀ sí ní ya àwọn àwòrán yìí. Ilé yìí sì jẹ́ ìwúrí ńlá àti ìmọ̀ ọkàn dáadáa nípa bí a tilẹ̀ ṣe máa ya àwòrán. Nígbà tí mo tún dé ilé ẹ̀kọ́ gíga pẹ̀lú, mo sì tún nífẹ̀ẹ́ láti máa ya àwòrán yìí, ṣùgbọ́n ó kàn jẹ́ wí pé mo yan ìmọ̀ ìṣirò owó ju àwòrán yíyà lọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń wà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí wọ́n, tí iṣẹ́ tí wọ́n ní ilé ìwé jọ mọ́ àwòrán yíyà, bí i àwọn tí wọ́n ń ṣe architecture. Mo máa ń dúró pẹ̀lú wọn ní ọ̀pọ̀ ìgbà nígbà tí wọ́n bá ń ṣe oríṣiríṣi àwọn àwòrán ilé tàbí àwọn iṣẹ́ àmúrelé tí àwọn ọ̀gá wọn gbé fún wọn.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe jẹ́ àṣà ọdún iṣu, pẹ̀lú àṣà ọdún egúngún. Nítorí pé mo jẹ́ ẹni tí ó wá láti ìlú Ìṣẹ́mbáyé tí a sì ní oríṣiríṣi àwọn àṣà àti àwọn ọdún Ìṣẹ́mbáyé. Ṣùgbọ́n ní ti èmi àti àwọn ẹbí mi, ọdún wàṣà tí a máa ń ṣe dáadáa ni ọdún iṣu àti ọdún eégún. Bí a sì tí máa ń ṣe ọdún iṣu yìí jẹ́ ọdún kan tí gbogbo àwọn ènìyàn ń bọ̀wọ̀ fún. Nítorí pé tí a kò bá ì tíì ṣe ọdún àṣà iṣu yìí, ẹnikẹ́ni kò tíì gbọdọ̀ jẹ iṣu nínú ìlú wa. Nítorí náà ni ó ṣe jẹ́ ọdún tí àwọn ènìyàn máa ń fojú sọ́nà fún ní gbogbo ọ̀dọ̀ọ̀dún tí àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ sí. Ó sì jẹ́ ìwúrí ńlá fún mi àti fún àwọn mọ̀lẹ́bí mi wípé a jẹ́ ọ̀kan láàrín àwọn mọ̀lẹ́bí tí ó máa ń ṣe ọdún àṣà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí mìíràn ló jẹ́ wípé ó máa ń wù wọ́n bíi wípé kó jẹ́ ìdílé wọn ni ó jẹ́ ìdílé tí ó ń ṣe ọdún àṣà yìí. Nítorí pé gbogbo ìlú máa ń fojú sí àṣà náà wípé ó jẹ́ àṣà tí ó dára tí àwọn ènìyàn sì tẹ́wọ́gbà. Ọ̀kan nínú àwọn àṣà tí èmi àti àwọn ẹbí mi tún máa ń ṣe jẹ́ ọdún àṣà egúngún. Nítorí pé egúngún jẹ́ ọdún tí ó gbajúgbajà tí àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló sì máa ń wá láti oríṣiríṣi ìlétò tí ó jẹ́ àwọn ìletò alámúlègbé tí wọ́n sì fẹ́ràn láti máa wọ egúngún. Nítorí náà, ọdún wàṣà tí a, tí a máa ń ṣe nínú ẹbí mi jẹ́ ọdún àṣà tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ láti máa bá wa ṣe àjọyọ̀ rẹ̀ papọ̀ pẹ̀lú.

Ọjọ́ Sátidé tó jẹ́ ọjọ́ ìsinmi sé ni mo máa ń ṣe àwọn ìmọ́tótó ilé mi. Nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí, mo sì ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti ṣe ìmọ́tótó ilé mi. Nítorí mo jẹ́ ẹni tó fẹ́ràn ìmọ́tótó, mo sì jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa tún gbogbo inú ilé ṣe kí gbogbo rẹ̀ lè dùn wò lójú. Nítorí mo máa ń ní àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń wá mi wá sí ilé, mo sì nífẹ̀ẹ́ sí láti máa jẹ́ kí inú ilé náà kí ó wà ní ìmọ́tótó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá fẹ́ wá. Ni ọwọ́ òwúrọ̀, mo fẹ́ràn láti máa fọ gbogbo àwọn abọ́ tí ó wà ní inú ilé. Mo máa fọ gbogbo wọn tí máa sì to wọn sí ipò wọn. Oríṣìíríṣìí àwọn abọ́ tí mo ní, mo máa to ọ̀kọ̀ọ̀kan wọn sí àyè wọn àti sí ipò tí ó yẹ kí wọ́n wà. Mo tún máa ń to gbogbo àwọn aṣọ mi lẹ́yìn tí mo bá ti fọ àwọn aṣọ eléyìí tí ó bá dọ́títán nínú washing machine, mo sì fẹ́ràn láti to gbogbo wọn sí inú ibi tí ó yẹ fún oníkálùkù wọn. Mo tún máa ń gbìyànjú láti to àwọn tábìlì tí fáìlì mi bá wà àti ibi tí mo ń kó àwọn ìwé kíkà mi sí, gbogbo rẹ̀ náà ni mo máa ń gbìyànjú láti jẹ́ kí wọ́n wà ní ìmọ́tótó dáadáa. Mo sì tún máa ń tún iyàrá ìgbàlejò mi náà ṣe pẹ̀lú tí, tí mo bá ti ríi wípé ó ti wà ní ibi tí, ní ipò tí kò dára. Eléyìí yóò fún mi ní ìwúrí láti tún gbogbo rẹ̀ ṣe dáadáa kí wọ́n lè wà ní ipò tó dára àti ipò tí yóò bójú mu nígbà tí àlejò bá sì wá mi wá kí wọ́n lè ríi wípé mo jẹ́ onímọ́tótó kí gbogbo rẹ̀ sì lè wà ní ètò dáadáa. Tí tún ilé ṣe ní ọjọ́ àbámẹ́ta Sátidé lè jẹ́ ìpèníjà, ṣùgbọ́n ó jẹ́ ojúṣe tí ènìyàn gbọdọ̀ ṣe tí ó sì jẹ́ wípé ìmọ́tótó ni ó borí gbogbo àrùn mọ́lẹ̀.

Rárá o, mi ò kì ń mu òògùn lójoojúmọ́. Nítorí pé mímu òògùn lójoojúmọ́ jẹ́ nǹkan tí mo ríi wí pé kò dára tó fún àgọ́ ara wa àti wípé mímu òògùn lójoojúmọ́ lè jẹ́ kí àwọn àgọ́ ara wa tí í ṣe ìdàràpọ̀ pẹ̀lú lílo òògùn lójoojúmọ́ yìí. Kí ó máá baà lọọ jẹ́ wípé tí ó bá ti wọ ara tán tàbí tí ó ti mọ́ni lára tán, kó má lọ jẹ́ wípé bí ènìyàn kò bá lo òògùn lójúmọ́ ara rẹ̀ kò ní lè gbe. Nítorí náà ni mo ṣe máa ń yàgò fún àti mu òògùn lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì tún wà tí ó jẹ́ wípé bí mo bá ní àárẹ̀ kan tí mo lọ sí ilé ìwòsàn láti lọ ṣàlàyé fún dókítà mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí wọ́n bá kọ òògùn fún mi, tí mo bá ríi wí pé mo ti lo òògùn yìí fún ọjọ́ bí méjì mẹ́ta tí mo sì ríi wí pé mo ti ń ní okun dáadáa tí ara mi sì ti ń wà òkè dáadáa. Mo máa ń pa àwọn òògùn yìí tí, tí mi ò kí ń lò wọ́n mọ́. Nítorí pé lílo òògùn jẹ́ nǹkan tí mi ò fi gbogbo ara mọ́. Mo gbàgbọ́ láti gba abẹ́rẹ́ ju wípé kí n máa lo òògùn lọ Abẹ́rẹ́ gbígbà jẹ́ nnkan tí mo fẹ́ràn sí jù k8 n máa l'òògùn ní gbogbo ìgbà lọ.

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi jẹ́ àwọn oríṣiríṣi káàdì ìdánimọ̀ àti àwọn káàdì tí a fi ń gba owó ní ẹnu ẹ̀rọ. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde tí ó bá ti jẹ́ ìrìnàjò tí mò ń lọ, ó jẹ́ eleyi tí mi ò gbé ọkọ̀ mi tàbí tó jẹ́ wípé ilé tí mi ò wọ ọkọ̀ èrò rárá, mo fẹ́ràn láti máa gbé àpò yìí lọ́wọ́. Ọ̀pọ̀ ìgbà náà ló sì jẹ́ wípé bí mo ti lẹ̀ wà nínú ọkọ̀ èrò, mo fẹ́ràn láti máa gbé àpò ọwọ́ yìí lọ́wọ́. Nítorí pé mo máa ń kó àwọn káàdì ìdánimọ̀ mi àti káàdì tí irinṣẹ́ àti káàdì ìgbà owó ní ẹnu ẹ̀rọ. Nítorí pé mo lè fẹ́ ra ohunkóhun, kó sì jẹ́ wípé nẹ́tíwọ̀ọ́kì lè ṣe ségesège. Nítorí náà ni mo sì máa ń gbìyànjú láti ní káàdì ìgbà owó yìí. Mo tún máa ń ka-- mo tún máa ń kó káàdì ìdánimọ̀ mi náà sínú báàgì pẹ̀lú. Nítorí pé lílò lè kàn wọ́n nípa ṣíṣe àfihàn wípé mo jẹ́ ọmọ orílẹ̀èdè rere. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé rògbòdìyàn lè ṣẹlẹ̀ tí àwọn ọlọ́pàá yóò kó àwọn ènìyàn. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti ní káàdì ìdánimọ̀ tí mo sì ní káàdì ìbí isẹ́ yìí, eléyìí yóò lè jẹ́ kí wọ́n mọ irú ènìyàn tí mo jẹ́ láwùjọ wípé mi ò kí ń ṣe ẹni jàndùkú, mo sì jẹ́ ènìyàn àlàáfíà ní àwùjọ.

Rárá, mi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí pé ó jẹ́ ohun tí a kò rí ẹ̀rí tàbí àrídájú rẹ̀ dáadáa. Nítorí pé ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń fi irọ́ lẹtọ́rọ́ fún àwọn ènìyàn. Eléyìí sì ti sokùnfa bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe jí sínú wíwú. Ọ̀pọ̀lọpọ̀ ti ẹ̀ ti kó àgbákò oríṣìíríṣìí àìsàn àti oríṣìíríṣìí àwọn wàhálà tó jẹ́ wípé wọ́n kò lè gbọ́ nínú rẹ̀. Nítorí náà ni mi ò ṣe nígbàgbọ́ kíkún nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn sì wà tó jẹ́ wípé wọ́n máa ń lo ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí láti kó àwọn ènìyàn sínú òfin àti láti fi wọ́n sínú ìdè pẹ̀lú fífi irọ́ pa òótọ́ lójú fún wọn. Ọ̀pọ̀ àwọn ẹlòmíràn sì lẹ́wà tó jẹ́ wípé wọ́n kò tiẹ̀ kí ń fẹ́ gbọ́ ìmọ̀ràn àwọn ènìyàn nítorí pé wọ́n gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí. Eléyìí sì jẹ́ ǹkan tí ó máa ń kọ mí lómìnu wípé báwo ni àwọn ènìyàn kò ṣe ní àròjinlẹ̀ nípa ohun tí wọ́n ń ṣe tàbí nípa bí àwọn ènìyàn ti ṣe ń ṣìnà sí nípa àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí. Mi o ni ìgbàgbọ nínú ìgbàgbọ atowodowo yi rárá nítorípe mo mọ ewu ati awọn idiwọ ti o ro mo ìgbàgbọ atọwọdọwọ.

Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ni wípé mo máa ń fi ọkàn gbàdúrà sí Ọlọ́run tí mo sì máa ń fi ìgbàgbọ́ mi sí inú Ọlọ́run. Nítorí pé mo nígbàgbọ́ wípé òun nìkan ni ó lè ṣe é. Nítorí ìwé mímọ jẹ́ kí ó di mímọ fún wa wípé ìgbàgbọ́ ni ìdánilójú nǹkan tí a ń retí àti ìjẹ́rìí ohun tí a kò rí. Eléyìí ló ti fún mi ní ìbàlẹ̀ ọkàn àti ìdùnnú wípé bí mo bá fi ọkàn sí iwájú Ọlọ́run nígbà tí mo bá ń dúró de ohunkóhun, mo ti rí àwọn ohun kan tí mò ń retí náà, mo sì ti rí wọn gbà pẹ̀lú ìgbàgbọ́. Eléyìí sì máa ń ṣiṣẹ́ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ti lẹ̀ wà tí àwọn akẹgbẹ́ mi máa ń wò wípé báwo ni ọkàn mi ti ṣe máa ń balẹ̀ nígbà tí mo bá ń retí ohun kan. Nítorí pé fífi ọkàn sínú Ọlọ́run jẹ́ eléyìí tí ó dára tí ó sì fi ní ọkàn balẹ̀ dáadáa. Nítorí pé Ọlọ́run kì í jánipolẹ̀, òun nìkan ni ó sì mọ nǹkan tí à ń fẹ́. Bóyá eléyìí tí a kan tí ẹ ti lè rò wípé kò lè ṣe é ṣe mọ́ ni, ṣùgbọ́n nígbà tí a bá ti fi ọkàn sí ọ̀dọ̀ rẹ̀, òun náà ni yóò ṣe gbogbo àṣeparí àwọn nǹkan tí a ń retí yìí tí yóò sì tẹ̀ wá lọ́wọ́. Nítorí náà mo nígbàgbọ́ ni pé bí mo bá ti fi ọkàn sí iwájú Ọlọ́run, àwọn ohun kan tí mò ń retí yóò dé ọ̀dọ̀ mi.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù Facebook, Twitter, Instagram, Snapchat, TikTok àti Reddit. Ṣùgbọ́n àwọn tí mo máa ń lò dáadáa jù ni Facebook àti TikTok pẹ̀lú WhatsApp. Nítorí pé àwọn áàpù yìí jẹ́ àwọn áàpù tó gbajúgbajà tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí mo lè bá sọ̀rọ̀ lórí àwọn áàpù wọ̀nyí. Ọ̀pọ̀ ìgbà mìíràn tún wà tí mo máa ń fẹ́ láti wo oríṣiríṣi àwọn nǹkan tó ń lọ lórí áàpù Facebook bí i wíwo àwọn eré orí ìtàgé kéékèèké, bí i wíwo àwọn orin lóríṣiríṣi àti wíwo àwọn ètò tó jẹmọ́ ti ètò ìṣúná. Nítorí pé mo fẹ́ràn láti máa wo ètò àwọn ìṣúná. Oríṣiríṣi àwọn péèjì ló sì wà tí ènìyàn ti le wo àwọn nǹkan wọ̀nyí. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ó jẹ́ wípé mo fẹ́ràn láti máa wo àwọn àyípadà ojú ọjọ́. Nítorí pé ó máa ń fún mi ní ìmọ̀ kúnkún lórí àwọn bí ojú ọjọ́ ti ṣe rí láwọn àdúgbò kọ̀ọ̀kan àti àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Mo tún fẹ́ràn láti máa wo TikTok náà pẹ̀lú nítorí ó ní oríṣiríṣi àwọn vídeò kéékèèké apanilẹ́rìn tí ènìyàn fi lè gbé ìrònú kúrò ní ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó sì jẹ́ video kéékèèké yìí ni wọ́n máa ń mú kí inú mi kí ó dùn tí mo sì máa ń gbé oríṣiríṣi ìṣòro kúrò nínú okan. Eléyìí sì máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà tí mo bá ń dojú kọ àwọn ìlà kọjá àti àwọn àdójúko kokan, eléyìí máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn àti inú dídùn ní gbogbo ìgbà tí mo bá ti ń wo TikTok yìí. Mo tún máa ń lo áàpù WhatsApp náà láti fi sẹ́ǹdì méséèjì sí àwọn ènìyàn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo video call WhatsApp láti bá àwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ tí eléyìí sì ṣe fún mi dáadáa tí mo sì gbádùn rẹ̀ láti máa lò.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń tọ́jú àwọn ẹranko ọ̀sìn tí mo sì máa ń tà wọ́n. Àwọn ẹranko ọ̀sìn bí i adìẹ àti ehoro, mo ní ìfẹ́ sí láti máa sin wọ́n dáadáa nítorí pé ó jẹ́ ara àwọn ọ̀nà láti máa ṣètò àwọn ǹkan jíjẹ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé bí mo bá ti sin àwọn eléyi tí mo lè tà, ọ̀pọ̀ ìgbà mìíràn náà wà tí mo máa sin eléyi tí mo lè jẹ. Lóòótọ́, mo lè dà wọ́n papọ̀ tí ó bá ti di ìgbà tí mo bá rà wọ́n ní kékeré kí n máa tọ́jú wọn. Ṣùgbọ́n nígbà tí ó bá ti di àkókò tí wọ́n tóbi dáadáa, mo máa ya àwọn eléyi tí mo lè jẹ sọ́tọ̀, màá sì lọ ta àwọn eléyi tí mo lè tà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń ra adìẹ tó bí ogún ní iye, mo sì tún máa ń ra àwọn ehoro náà ní ọ̀pọ̀lọpọ̀ tí mo sì ní ibi tí mo ti ń sin àwọn ehoro yìí. Lóòótọ́, mo ní ọgbà fún àwọn ewúrẹ́, ṣùgbọ́n ó kàn jẹ́ wípé wọn ò ju bí méjì tàbí mẹ́ta lọ. Sínsin ẹran ọ̀sìn jẹ́ ǹkan tí mo fẹ́ràn dáadáa, nítorí wípé yàtọ̀ sí wípé ènìyàn lè fi ṣe ọrọ̀ ajé láti tà wọ́n bóyá owó sáfẹ́rẹ́ lọ́wọ́. Ó tún wà fún wípé ènìyàn lè jẹ wọ́n, nítorí pé tó bá tó àkókò bóyá ń ṣe ni ẹran adìẹ ń wù mí láti jẹ, mo lè pa ẹyọ kan. Tàbí bó sì ṣe pé ehoro ló ń wù mí, mo lè pa nínú àwọn ehoro tí mò ń sin. Mo tún fẹ́ràn láti máa sin ẹja pẹ̀lú. Lóòótọ́, mi ò ní odò ẹja, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa sin wọ́n nínú àwọn rubber ńlá tí ó lè ṣe sin ẹja bí i mẹ́wàá péré. Eléyi sì jẹ́ eléyi tí mò ń jẹ tí kò sì fún títà rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eléyìí. Bí mo bá ti kẹ́ fín wípé ojú ọjọ́ lè mú òjò wá tàbí kí ojú ọjọ́ tutù, mo máa ń gbìyànjú láti kó ìbọwọ́ sínú báàgì ìgbẹ́lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ mi. Nítorí náà, bí òjò bá ti rọ̀ tàbí wípé ojú ọjọ́ tutù, mo fẹ́ràn láti máa wọ̀ wọ́n. Eléyìí máa ń dènà òtútù tí ó lè gba ọwọ́ wọlé. Nítorí pé lóòótọ́ mo lè wọ ìbọ̀sẹ̀ àti bàtà ní ibi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń lo ìbọwọ́ láti ṣe ìdènà fún òtútù tí ó lè gba ibi ọwọ́ wọlé. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì máa ń kó ìbọwọ́ yìí lọ́wọ́ bí mo bá ń lọ sí etí òkun láti lọ gbafẹ́. Nítorí pé àwọn òtútù etí òkun yìí sábà máa ń pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì nífẹ̀ẹ́ láti máa wọ àwọn ìbọwọ́ yìí. Eléyìí yóò lè dènà àwọn òtútù tí ó lè fẹ́ kó wọ ọwọ́ mi láti má fún wọn ní àyè rárá.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí dáadáa, nítorí pé nígbà tí mo kọ́kọ́ parí ilé ẹ̀kọ́ gíga tí mo wà iṣẹ́ tí mi ò sì rí iṣẹ́, iṣẹ́ alùpùpù yìí ni mò ń ṣe tí mo fi ń tọ́jú àwọn mọ̀lẹ́bí. Mo sì gun alùpùpù yìí fún ìwọ̀n bí ọdún kan kó tó di wípé mo rí iṣẹ́ ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ títí di àkókò yìí. Gígùn alùpùpù jẹ́ ìṣe tí mo rí wípé kò rọrùn tí ó sì jẹ́ wípé ìṣe tó nira tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèwu nínú. Nítorí pé bí ènìyàn bá wo gígùn alùpùpù dáadáa, yóò ríi wípé bí ìjàǹbá bá ṣẹlẹ̀ tí kò bá ṣe wípé Ọlọ́run ṣe àtìlẹ́yìn fún ẹni bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ lè gbabe jáde láyé. Eléyìí ló sì mú kí gígùn alùpùpù yìí kí ó nira. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé nípa àìkíyèsára ni ó máa ń sokùnfà fún àwọn ẹlòmíràn tí wọ́n fi máa ń ní ìjàǹbá alùpùpù. Bí a bá tún wo oríṣiríṣi ọ̀nà tí àwọn ènìyàn ń gbà láti gun alùpùpù lode òní, a rí i wípé ọ̀pọ̀ ti sọ́ di iṣẹ́ ojo wọn látàrí wípé wọ́n wá iṣẹ́ wọ́n kò sì rí iṣẹ́. Ọ̀pọ̀ ló sì máa ń gun ní ọ̀nà tó lòdì sí òfin. Nítorí pé gbogbo àwọn tí wọ́n ń gun alùpùpù yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n jẹ́ àwọn tí wọn ò ní ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ti ń gun alùpùpù yìí. Ọ̀pọ̀ nínú wọn ni ó sì wà tó jẹ́ wípé wọn ò kí ń pa òfin ìrìnnà mọ́ ní eléyìí tó sì máa ń sokùnfà kí ìjàǹbá alùpùpù kí ó máa pọ̀ ní gbogbo ojú àwọn pópó wa. Ṣùgbọ́n nígbà tí mò ń gun alùpùpù, mo máa ń rí wípé mo tẹ̀lé àwọn òfin ojú pópó mo sì máa ń bọ̀wọ̀ fún ojú pópó dáadáa. Mo tún máa ń lo oríṣiríṣi àwọn ohun láti dáàbò bo ara mi. Bí ìjàǹbá bá ti lẹ̀ ṣẹlẹ̀ eléyìí yóò pínwọ́ bí mo ti lè fi orí gbá tàbí fi ẹsẹ̀ kàn. Eléyìí fún mi ní ìfọ̀kànbalẹ̀ ọ̀kan wípé mo wà ní ìlera dáadáa bóyá tí ìjàǹbá ojú ọkọ̀ bá ṣẹlẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn dáadáa. Yálà bóya àtẹ̀gùn ti ibi iṣẹ́ tàbí ti àtẹ̀gùn ti ilé ìtajà ńlá. Nítorí pé rírin àtẹ̀gùn máa ń fún ni ní ìsinmi, ó sì máa ń fún ni ní ìfọ̀kànbalẹ̀. Pàápàá, ó tún máa ń jẹ́ kí ìrìn-àjò yá ni ní gbogbo ìgbà tí ènìyàn bá ń lo àtẹ̀gùn yìí. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé bí mo bá lọ sí àwọn ilé iṣẹ́ ńlá ńlá láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tàbí láti lọ ṣe àwọn ìpàdé papọ̀ pẹ̀lú àwọn lọ́gálọ́ga àwọn ilé iṣẹ́ ńlá ńlá, àtẹ̀gùn yìí jẹ́ ohun tí a máa ń lò dáadáa láti fi sọ̀kalẹ̀ tàbí láti lọ sí èyíkéyìí ẹ̀ka tí a fẹ́ lọ. Níwọ̀n ìgbà mìíràn tó jẹ́ wípé ó jẹ mọ́ tí ilé ìtajà, gígùn àtẹ̀gùn máa ń jẹ́ kó rọrùn láti wò yíká oríṣìíríṣìí àwọn ìsọ̀rí ibi tí àwọn ǹkan tí o ṣe ẹ rá wà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló sì jẹ́ wípé bí mo bá ní ẹrù tí mo fẹ́ gbé, nípa gígùn àtẹ̀gùn yìí máa ń mú kó rọrùn dáadáa láti gbé àwọn ẹrù wọ̀nyí. Lóòótọ́, àtẹ̀gùn lè ní àwọn kùdìẹ̀kùdìẹ tuntun nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn ló wà tó jẹ́ wípé bí iná bá lọ, bí kò bá sì sí àwọn ǹkan tí ó lè mú kí àtẹ̀gùn yìí ṣiṣẹ́, ó lè dá ìrìn-àjò dúró fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn náà ló sì jẹ́ wípé àwọn èèyàn máa ń ko àgbákòò àtẹ̀gùn ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, gígùn àtẹ̀gùn máa ń mú kí ìrìn-àjò rọrùn nípa lílọ láti ọ́fíìsì kan sí èkéjì.

Àwọn ibi tí mo ti máa ń ra nnkan pọ̀ lóríṣiríṣi, bóyá nípa oúnjẹ tàbí nípa ẹ̀rọ ìgbàlódé tàbí oríṣiríṣi aṣọ àti bàtà. Àwọn ibi tí mo ti máa ń ra nnkan pọ̀ dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ sí àwọn sọ́ọ̀bù láti lọ ra ohun jíjẹ tàbí aṣọ tàbí ẹ̀rọ ìgbàlódé àti bàtà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ra nnkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó máa ń rọrùn. Látàrí wípé inú ilé ni mo máa wà tí wọ́n sì máa gbé gbogbo àwọn nǹkan tí mo rà wá fún mi. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé mo máa ń ra oríṣiríṣi àwọn nǹkan láti orí Jumia tàbí kí ń ra nnkan láti orí Temu. Gbogbo àwọn ibi ìrajà yìí, gbogbo wọn ni ó rọrùn dáadáa láti ra ọjà. Ṣùgbọ́n ó kàn jẹ́ wípé ìpèníjà kékeré tí mo máa ń ní pẹ̀lú ríra ọjà lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé nígbà tí wọ́n bá fẹ́ gbé àwọn nǹkan tí mo rà yìí wá, ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó jẹ́ wípé àdírẹ́sì ilé ni mo fi máa ń ra ọjà. Tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù wọ̀nyí wọn kì í bá mi nílé. Tó jẹ́ wípé ibi iṣẹ́ ni mo máa ń wà tí mo ti máa ń gba ìpè àwọn tí ó gbé àwọn ẹrù yìí wá. Eléyìí sì máa ń fa ikùnsínú láwọn ìgbà kọ̀ọ̀kan. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé mo máa ń fi owó kún owó fún wọn nítorí wípé wọn tó máa fi ọkọ̀ gbé wa mi wá sí ibi iṣẹ́. Nítorí wípé mo máa ń fẹ́ kí n fojú rí àwọn ọjà náà kí n lè ríi wípé gbogbo àwọn nǹkan tí wọ́n gbé wá wà ní ipò tí ó dára ó sì wà ní ipò tí ó yẹ kò sì sí nǹkan kan tí ó sèwọ́n. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni àwọn tí ó ń gbé ọjà yìí wá máa ń fẹ́ kí n buwọ́ lọ ìwé wípé mo ti gba ọjà yìí.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka ìwé. Mo fẹ́ràn láti máa ka ìwé dáadáa ní ọ̀pọ̀ ìgbà, tó jẹ́ wípé mi ò kí ń fẹ́ máa fojú wo ojú screen, bóyá screen fóònù tàbí screen ẹ̀rọ ayárabíàṣá. Níwọ̀n ìgbà tí mo bá fẹ́ ṣe èyí, n máa ń fẹ́ láti ka ìwé àkàgbádùn dáadáa, nítorí pé ó ní àwọn ìtàn ìsẹ̀nbáyé kan tí mo fẹ́ràn láti máa ka nínú àwọn ìwé yìí. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé ó máa ń mú mi rìn nínú ìrìnàjò àwọn ǹnkan tí ó ti ṣẹlẹ̀ nígbà ìwásẹ̀, tí ó sì jẹ́ wípé gbogbo àwọn bí àwọn bàbá ńlá wa ti ṣe rìn nígbà tí wọ́n kọ́kọ́ kó wọn ní ẹrú ní ayé àtijọ́. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé àwọn ìwé àkàgbádùn tí mo máa ń ka yìí jẹ́ ìwé àṣà tí mo sì máa kẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀ nípa àwọn àṣà àti àwọn ìṣe àwọn bàbá ńlá wa tí wọ́n ti ṣe. Ìwé àkàgbádùn yi jẹ́ ǹnkan tí ó máa ń fún mi ní ìtura ọ̀kan àti ìbàlẹ̀ ọ̀kan ítorí i pé wọ́n kọ́ mi ní oríṣiríṣi àwọn ẹ̀kọ́ àti àwọn bí ǹnkan ti ṣe ń yípadà sí ítorí i pé ní àìgbà ìwáṣẹ̀, ohun gbogbo ni ó ń lọ déédéé tí àwọn ènìyàn sì ń gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú álàáfía tí kò sì ṣí rúkèrúdò tàbí ìdàrúdàpọ̀ rárá. Ọ̀pọ̀ àwọn ìwé tí mo máa ń ka yìí sì jẹ́ ti àwọn àgbà òǹkọ̀wé ayé ìjọ̀ún tó jẹ́ wípé wọ́n ń kọ àwọn ìwé yìí pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú èrò tí ó dára.

Mi ò kín ń ṣe ẹni tí kò kín ń jẹ ẹran rara o. Mo máa ń jẹ ẹran dáadáa, mo sì nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Mi ò tilẹ̀ kórìíra ẹran rara. Mo máa ń jẹ ẹ́, bo ti ṣe wu mi ni. Oríṣiríṣi ẹran náà ni mo sì máa ń jẹ. Mo máa ń jẹ ẹran màálù tàbí ẹran adìẹ tàbí ẹran tọkí. Mo sì máa ń jẹ ẹran ewúrẹ́ pẹ̀lú. Mo tún n jẹ ẹran ẹlẹ́dẹ̀ gan páápàá. Oríṣiríṣi ẹran ni mo máa ń jẹ. Lóòótọ́, mo jẹ́ ẹni tí ó kórìíra àwọn oríṣiríṣi àwọn nǹkan púpọ̀púpọ̀, ṣùgbọ́n kì í ṣe bí i ti ẹran. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ló jẹ́ wípé bí mo bá lọ sí ọjà, mo fẹ́ràn láti máa ra oríṣiríṣi àwọn ẹran yìí. Mo fẹ́ràn láti ra ẹran màálù tàbí ẹran adìẹ tàbí ẹran ewúrẹ́ láti fi dáná oúnjẹ tí mo lè jẹ. Mo tún fẹ́ràn láti máa ra àwọn ẹran ẹlẹ́dẹ̀ nítorí pé ẹran ẹlẹ́dẹ̀ jẹ́ ẹran tí ó dára, ó sì jẹ́ ẹran tó jẹ́ white blood cell. So eléyìí dára fún ara pàápàá láti máa jẹ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn ẹ̀fọ́ láti máa jẹ pẹ̀lú. Mo sì fẹ́ràn láti máa jẹ èso. Mo jẹ́ ènìyàn tí kò kórìíra oríṣiríṣi ìsọ̀rí àwọn oúnjẹ. Lóòótọ́, mo le yan àwọn kan láàyò, mo sì le yan àwọn kan ní ìpọ̀sí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo fẹ́ràn láti máa jẹ ẹran dáadáa.